Gíga eléyi tí mo ga yóò fẹ́ lè tó, ká ní ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́rin àti ó lé díẹ̀. Ìyẹn, bàtà mẹ́rin àti ó lé díẹ̀. Eléyi t'a mo sí four feet àti ó lé díẹ̀. Látara wipé mi jẹ́ eeyan kan tí ó ga lọ títí. So mo jẹ́ eeyan kan tí ó ga lọ títí. Eléyi ni ó jẹ́ ǹnkan tí bọ́yá kí n sọ pé mo, mo mú látara ìyá tó bí mi. So it's an hereditary factor. Eléyi to fa tí mi n fi ga lọ títí. So ta bá ní ká wo finifini, ìwọ̀n eléyi tí mo ga, ẹ́hẹ́n òun náà ni bàtà ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rin àti ó lé díẹ̀. Paapaa jù lọ nínú ẹbí ti wa, ta bá ní ká wo torí àwa márùn-ún ni, àwa márùn-ún, márùn-ún ni wá. Àbí kó yé bá yẹn márùn-ún ni wá. So nínú àwa márùn-ún yẹn, èmi, ẹ̀gbọ́n mi náà ló fẹ́ jásí wipé a fẹ́ kúru. Àwọn tó kú àti àǹtì mi náà. Àwọn tó kú fẹ́ ga díẹ̀. Àwa mẹ́ta kúru. Kìí ṣe boyá n pa a kúru lọ títí o tó bá jásí wipé à wa jẹ́ bíi rára. Rárá, a kìí ṣe arára. A ga lọ títí, a dẹ̀ kú lọ títí. A wà ní ìwọ̀ntunwọ́nṣi. So òun náà nipé kí ni ò, àwa mẹ́ta la, la dàbí èmi tí mo ti ṣe ri yìí ló jásí pé kí ni ò gíga wa bí, bàtà mẹ́rin àti ó lé díẹ̀ yẹn náà ni. Àwọn tó jẹ́ bí méjì tó kú, àwọn fẹ́ ga lọ díẹ̀. Àwọn fẹ́ ga dáadáa. Ehẹ́n, so àwọn kọ́, àwọn mú iṣẹ́, àwọn mú ti daddy mi nìyẹn. So daddy side mi. So hereditary factor tí wọn ó wá látara ẹ̀yà daddy wa. Why àwa tó jásí wipé kí ni a fẹ́ kúrú. Bó tiẹ́ jásí wipé a k rú. So àwa fẹ́ mú ti, ẹ́ ti mother side wa. Ìyẹn náà ni ǹnkan tí mo lè sọ nípa, gíga eléyi tí mo ga tó. So kò jẹ́ bó ṣe jẹ́ ṣá.

Ọjọ́ iwájú kí ni àwọn nǹkan tí mo gbà lérò? So òun náà ni planning. So ní èdè òyìnbó òun náà ni planning. So àwọn olóyìnbó náà dẹ̀ sọ pé kí ni ọ́, "He who fails to plan, is already planning to fail." Ìyẹn ni pé kí ni ọ́, ẹni tí ó bá ní èrò kalẹ̀, irú èèyàn bẹ́ẹ̀ kọ́ o. Ó sún mọ́ pé kí ni o, yóò padà ní ìjákulẹ̀. Látara pé kò ní èrò eléyì tí ó ṣe pé kí ni o, ó ti síwájú. So kí wá ni àwọn nǹkan tí mò ń gbà lérò pé kí n ṣe ní ọjọ́ iwájú. Àkọ́kọ́ n bẹ́ẹ̀ náà ni pé kí ni ọ́, èmi ni mo jẹ́ nǹkan tó já sí pé kí ni ọ́, lẹ́yìn ìgbà tí n bá ní èrò tán, màá eléyì tó kù, ó wà lọ́dọ̀ Ọlọ́run. Látara pé kí ni ọ́, gbogbo náà la mọ̀ pé kí ni ọ́, tó Ọlọ́run náà ló máa padà lékè. Kódà kò sí gbogbo èrò eléyì tí èèyàn lè ní, t'Ọlọ́run náà ló máa padà lékè, àbí kó yé bá yẹn. Ìyẹn ó wá túmọ̀ sí pé kí ni o, kí n máa wà ní èrò eléyì tí ó ó, tí ó ṣe dáadáa. Kí a máa ní èrò eléyì tí ó já sí pé kí ni o, mo, mo gbé kalẹ̀ láti lè já sí pé kí ni o, màá máa tẹ̀lé irú èrò bẹ́ẹ̀. So ní ọjọ́ iwájú, mo kọ́kọ́ ní, mo kọ́kọ́ gbèrò pé kí n tí è kọ́kọ́ jẹ́, ìyẹn on personal level báyìí. Pé kí n tí è kọ́kọ́ wá ìyàwó eléyì tí ó ṣe dáadáa. Kí n wá obìnrin eléyì tí ó já sí pé kí ni o, yóò ní èrò. Eléyì tí èmi náà ni irú, irú èrò eléyì tí èmi náà ni látara pé kí ni ọ́. Àwọn olóyìnbó náà sọ pé kí ni ọ́, "Two heads are better than one." Orí méjì nko ó, ó sùnwọ̀n ju orí kan lọ. So látara ìdí eléyì ǹko o, so mà bá lè ní, eeh, personal growth and development. Látara pé kí ni ọ́, tí bá ní ìyàwó eléyì tí ó já sí pé kí ni o, yóò wà supportive láti lè já sí pé kí ni o, gbogbo nǹkan tí mò ń bá fẹ́ dà. So yóò máa ràn mí lọ́wọ́. Yóò dẹ̀ já sí pé òun náà kọ́, yóò mú àwọn èrò eléyì tí ó ṣe dáadáa wá. Ẹ̀kéjì nbẹ́ nínú àwọn èrò náà ni pé kí ni ọ́, lẹ́yìn ìgbà tí ìyàwó, ẹ́hẹ́n tí ọ̀ bá fẹ́yàwo alálúbariká, tàn náà ni pé kí ni ọ́, ọmọ, ọmọ dáadáa. Ọmọ tí yóò jẹ́ ìdùnnú fún èèyàn, ọmọ tí yóò jẹ́ àríìdùnnú fún èèyàn. So kọ́lọ́run ṣe fún èèyàn. Látara pé kí ni ọ́, nǹkan tí ẹ̀yin bá gbìn tí ó bá so èso jáde, àh! Ó burú jáì, ó burú jáì. So àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé kí ni ọ́, on personal, ní èmi fún ara mi òun náà ni pé kí ni ọ́, kí n tí è kọ́kọ́ ní ìyàwó eléyì tí ó ṣe dáadáa. Lẹ́yìn wá gbà náà, lẹ́yìn wá gbà náà, ọmọ alárúbaléká, ọmọ ìdùnnú, ọmọ eléyì tí ó já sí pé kí ni o, yóò máa rẹ àwọn ìdílé e lekun. Òun náà ni nǹkan tí mo tún wá ń gbèrò. On-- tábá, tábá sọ pé nísìí, àwọn èrò eléyì tí mo wà ni nípa iṣẹ́ ṣíṣe. Àkọ́kọ́ nbẹ̀ náà ni pé kí ni ọ́, mo fẹ́ jẹ́ nǹkan tí yóò da iṣẹ́ lẹ̀. Mi ò fẹ́ jẹ́ yàn kan tí yóò máa wá ṣẹ káàkiri, that is, i want to be a job creator and not a job seeker. So mo fẹ́ jẹ́ yàn kan tí yóò tìẹ̀ ní ilé iṣẹ́ tiẹ̀ tí ó dé, tí ó já sí pé kí ni ọ́, at áll, at all, èmi náà lè gba èèyàn bí i méjì, mẹ́ta tí ajọ máa máa ṣiṣẹ́ pọ̀. So mò ń gbà lérò pé tí bá ti ẹ lẹ̀ ní ilé iṣẹ́ gas, ilé iṣẹ́ gas tó já sí pé kí ni ọ́, a máa fíìlì gas fún àwọn èèyàn. A máa fíìlì gas fún àwọn èèyàn. A máa ṣe gas delivery fún àwọn èèyàn. A dẹ̀ máa bá àwọn èèyàn fíìlì gas wọn, àbí kó yé bá yẹn. Ibi kí ibi kókùn kí wọ́n bá lè wà. Tó bá sa ti já sí pé kí ni ọ́, ọkọ̀ àbí àwọn nǹkan tó máa ń gbé nǹkan lọ síbi kan tó bá ti lè dé bẹ́ẹ̀. Mò ń gbà lérò pé kí í jẹ́yàn kan tí yóò bẹ̀rẹ̀ òruṣẹ báyẹn. So àwọn èrò eléyì tí mo ti là kalẹ̀ náà ni pé kí ni ọ́, kí ni owó tí ó, èló gbọ́ngan ni yóò na mí. Ìyẹn capital involvement, ẹ́hẹ́n tó wà níbi iṣẹ́ náà. Ẹ̀kéjì nbẹ́ náà ni pé kí ni ọ́, àyẹ̀wò. Àyẹ̀wò ni mo máa dá ilé iṣẹ́ yìí sí. Látara pé kí ni ọ́, a mọ̀ pé àyè ó ṣe kókó, ó ṣe pàtàkì níbi, eeh, iṣẹ́ eléyì tí èèyàn bá fẹ́ ṣe. Tí èèyàn bá, tí èèyàn bá rí àyè eléyì tí ó bá dà, àyè eléyì tí ó já sí pé kí ni ọ́, ó jẹ́ àyè eléétí ó já sí pé kí ni ọ́, eeh, ówò, ó máa ń ṣe dáadáa n bẹ́ẹ̀. Tí èèyàn bá rí wá àwọn àyè bá yẹn kọ́ o, ó sún mọ́ pé kí ni ọ́, iṣẹ́ tí ẹ̀èyàn fẹ́ ṣe yóò gbèrú dáadáa. So mò ń gbà lérò pé kí n wá àyè eléyì tí ó dà. Lẹ́yìn wá gbà náà ni pé kí ni ọ́, kí n wá ṣe oríṣìíríṣìí, eeh, ìtoná. Kí n wá oríṣìíríṣìí ìtàn látara àwọn ẹni tó já sí pé kí ni ọ́, wọ́n bá ní ìmọ̀ dáadáa àti òye nípa iṣẹ́ gí-- iṣẹ́ gas yẹn látara pé kí ni ọ́, ẹ́hẹ́n èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. So kí n wá wọn, kí n béèrè pé, "Ok o, tí, eeh, gas bá rí báyìí, báwo la ṣe máa ṣe? Tó bá tú wáyé báyìí, as ìn, ìyẹn tún pé àsìkò kan wà tó já sí pé gas máa ń wá lẹ̀. Tó bá wá lẹ̀, báwo la ṣe máa ṣe? Báwo la ṣe máa strategize? Tó bá lọ sókè, àwọn ọ̀nà wò náà la máa gba láti lè já sí pé kí ni ọ́, a á ní pàdánù àwọn customers wa. Àtàwọn nǹkan mìíràn tó lè já sí pé kí ni o, hidden problem ni wọ́n." So màá kọ́kọ́ ṣe ìwádìí tó ìwádìí fininfini látara pé kí ni ọ́, àwọn nǹkan kéékèèké wọ̀nyí ó lè, ó lè fà kí kí ni o, kí, eeh, èrò èèyàn àbí ọjà tí èèyàn fẹ́ máa tà kó máa padà ní àṣeyọrí. So gbogbo àwọn nǹkan yìí náà ni mò ń gbà lérò. So mò ń dé ẹ̀ nbé Ọlọ́run pé kí ó ṣe gbogbo ẹ̀ ní rọrùn. Kó jẹ́ kí gbogbo ẹ́ wá sì mú ṣe dáadáa. So kò jẹ́ bó ṣe jẹ́ pẹ̀lú irú bèrè báyìí.

Fèrèsé ọkọ̀, òun náà ń la mọ̀ sí kí ni òun náà ń ra mọ̀ sí, eh, window àwọn ọkọ̀ wa ní oríṣìíríṣìí. So ó ń bẹ nínú àwọn ọkọ̀ elé tó já sí pé kí ni òun, ọkọ̀ àdáni ni. Ó dẹ̀ bẹ nínú àwọn ọkọ̀ elé tó já sí pé kí ni òun, ó wà fún gbogbogbò àwọn ọkọ̀ elé tí wọ́n máa fí ń gbèrò láti ibì kan lọ sí ibòmíràn. So kí tíẹ̀ kọ́ kọ́ bẹ́rẹ̀ láti tó bá jẹ́ pé ọkọ̀ àdáni tèmi ni. So ó ń bẹ nínú àwọn àsìkò kan tó já sí pé kí ni ò, eh, torípé lọ́dọ̀ tí wá n bí bàí, go slow máa ń fẹ́ wà. Ìyẹn ìdènà ọkọ̀ ó máa ń wà ní àwọn ojú ọ̀nà wa káàkiri. So irú situation báyẹn, irú, eh, ìgbà báyẹn so òun náà ni pé kí ni ò, ooru yóò máa mú, ooru yóò máa mú. Látara pé kí ni ò gbogbo ẹ̀ yóò ti wà jam packed. Mọ́tò máa ti kún ojú ọ̀nà, érúku n kan kan báyẹn. So eléyì n kan yóò fà kí ooru máa mú. Ó dẹ̀ ṣeése gan kí kí ni gan máa tún ṣiṣẹ́ dáadáa. Ìyẹn air condition. So tó bá yá sí pé irú àsìkò báyẹn ni mo bá wà àbí irú, eh, àkókò báyẹn mo bá wà, òun náà ni pé kí ni ò, mo máa nífẹ̀ẹ́ pé kí n ṣí, eh, fèrèsé ojú ọkọ̀ mi. Látara pé kí ni ò ooru elé tíó wà ní àsìkò yẹn ló, yóò mú mi pé kí ni ò kí n ṣí àwọn, eh, fèrèsé, ìyẹn window. Ẹ kéji bẹ́ẹ̀ tó bá já sí pé kí ni ò ọkọ̀ gbogbogbò, iyan tó jẹ́ sí, tó já sí public, eh, buses elé tán máa ń fi ko àwọn èèyàn láti ibì kan lọ sí ibòmíràn àbí kó yé bá yẹn. So òun náà ni pé kí ni ò automatically àwọn fèrèsé irú àwọn ọkọ̀ yìí ọ́ máa ń ṣí kalẹ̀, ọ́ máa ń ṣí kalẹ̀. Látara pé kí ni ò bótíṣẹ́ máa ń wà náà nìyẹn. Kódà àwọn tó jẹ́ bí, eh, ilẹ̀kùn, ilẹ̀kùn àwọn ọkọ̀ yìí ó máa ń ṣí kalẹ̀ ni. Torí pé kí ni ò public bus ni. At any point in time ni èèyàn lè fẹ́ bọ́lẹ̀ nígbà tó bá dé bus stop tirẹ̀. So òun náà ni pé kí ni ò, àwọn máa wulẹ̀ ṣí kí ni wọ́n ni. So ko, ko, ko wúlẹ̀ nídi pé kí ni ò kí n fẹ́ràn bóyá mo fẹ́ ṣí ni àbí mi ò ní fẹ́ ṣí. Ìyẹn ǹkan ó ti wà ní ṣíṣí. Ìdènà ọkọ̀ wà ní, ìdènà ọkọ̀ ṣí ni ṣíṣí náà ló máa yàtọ̀ sí nígbà tó jò bá ń rọ̀. Tó jò bá ń rọ̀ ọkọ̀ wọ́n ní, wọ́n máa ní láti já sí pé kí ni ò kí wọ́n ti àwọn fèrèsé yẹn, kí wọ́n dẹ̀ ti ilẹ̀kùn àwọn ọkọ̀ yẹn. So eléyìí náà ni ìdáhùn tí mo ní fún ìbéèrè elè ì so kò jẹ́ bó ṣe jẹ́.

Yàrá eléyi tí mo nífẹ̀ẹ́ sí jùlọ àbí yàrá tó jẹ́ yàrá àìṣe má wọ̀, yàrá tí kò ṣe má ṣì fún mi pé kí n wọ̀, òun náà ni yàrá inú lọ́un, òun náà ni yàrá kí ni mo pe o. Yàrá tó wà nínú lọ́un tó fẹ́ já sí pé kí ni, ó fẹ́ jẹ́ yàrá ìkọ̀kọ̀. Látara pé kí ni o, ó jẹ́ ibi kan tó já sí pé mi kì í má nfẹ́ kí ẹlòmíí bá mi wọ̀. Kódà tó, tó fi já, tó fi ẹ, tó fi ṣe pé kí ni, tó fi, ta lè sọ pé àwọn ìyàwó gan an àbí àwọn ọmọ gan an, mi nífẹ̀ẹ́ jẹ́ kí wọ́n máa wọ irú àwọn ààyè bẹ́ẹ̀. So ààyè náà jẹ́ ibi tí mo máa ń fi àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí, àwọn nǹkan tó ṣe kókó, àwọn valuables, ẹnh ẹnh tó já sí pé kí ni wọ́n níye lórí. Látara ìdí, látara ìdí eléyi nkọ́ o, so mi kì í nífẹ̀ẹ́ kí àwọn èèyàn lóríṣiríṣi kí wọ́n máa bá mi wọ inú yàrá yi látara pé mo mọ àǹfààní eléyi tí yàrá yìí tó ń ṣe fún mi. Torí pé kí ni, àwọn nǹkan tí ó jẹ́ nǹkan pàtàkì, àwọn nǹkan tó ṣe pé kí ni o, ẹnh valuables ni wọ́n bóyá. Bí àpẹẹrẹ ní ìsìnyí owó, documents, bóyá bí ẹ, dúkìá náà ni. So ààyè yìí ó jẹ́ ibi tí mo máa ń fi àwọn nǹkan wọ̀nyí pamọ́ sí àbí kó ye bá yẹn. So eléyi náà ló fà á, eléyi náà ló, yió fi wá jẹ́ pé kí ni mi ní fẹ̀ẹ́ kí èèyàn kankan kó bá bá mi wọ bẹ́ẹ̀. Nínú àwọn yàrá ilé tí mo tú nífẹ̀ẹ́ sí jù, tí mo fẹ́ràn jù àbí kó ye bá yẹn, òun náà ni yàrá kan tí mo yà sọ́tọ̀ fún ẹ́ àdúrà ṣíṣe, àdúrà ṣe. Bó tiẹ́ já sí pé yàrá, yàrá ilé yìí, so ó wà fún ìyàwó dẹ̀ wà fún ọmọ. Àmọ́ mi kì í má fẹ́ jẹ́ kí tí bá ti wà nínú yàrá yi látara pé mo ń ṣe àdúrà lọ́wọ́, mi kì í má fẹ́ kí ẹ̀yàn kankan nínú àwọn èèyàn kí wọ́n máa wá ṣe pé kí ni, kí wọ́n máa wá, máa wá disturb mi. Iyẹn ní pé kí ni, kí wọ́n máa wàhálà mi nígbà tí mo bá wà nínú yàrá yẹ́n látara pé kí ni ó jẹ́ ààyè kan eléyi tí mo fẹ́ já sí pé kí ni tí bá ti mo bati wàn bẹ́ẹ̀ kó jẹ́ lé mi nìkan, lé mi nìkan. Yàtọ̀ sí ẹni tí mo bá fún ní ìgbà láàyè, ìyẹn tí mo bá fún ní permission pé, kí ó wọlé ní àsìkò eléyi tí mo bá ń ṣe nǹkan lọ́wọ́ tàbí tí mo bá ń ṣe àdúrà lọ́wọ́. So àkọ́kọ́ nínú àwọn yàrá ẹ́ náà ni mo sọ, tí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni pé kí ni o. Yàrá tó ní ṣe pẹ̀lú pé kí ni o, mo máa ń tọ́jú àwọn nǹkan, àwọn nǹkan mèremère sí. Àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí àbí dúkìá, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú owó, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú valuables àbí kó ye bá yẹn. So àkọ́kọ́ ní ẹ̀. Ẹ̀kéjì nínú àwọn yàrá náà ni pé kí ni o, yàrá ilé tó já sí pé kí ni mo ti máa ń kírun, ibi tí mo ti máa ń ṣe àdúrà ni mí tọ́já sí pé kí ni mo yà sọ́tọ̀ fún ẹ́ communication láàárín èmi àti ọba tó ni mí. Ẹ̀kẹta nínú àwọn yàrá ilé tí mo nífẹ̀ẹ́ sí jù, ẹnh ẹnh òun náà ni yàrá tó ní ṣe pẹ̀lú ibi tí ọkọ àti ibi tí ọkọ máa ń wà. Ha mó nífẹ̀ẹ́ yàrá pupọ́ látara pé kí ni o, ẹnh ẹnh mií fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ látara pé kí ni o. Oríṣiríṣi nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ́ ìbáṣepọ̀ láàárín ọkọ àti ìyá ni ó máa ń ṣẹlẹ̀ ní irú ààyè yẹn. So òun náà jẹ́ yàrá kan eléè tí ó já sí pé mo nífẹ̀ẹ́ sí jùlọ látara pé tí bá ti lè wà nínú ìyàrá yẹn, so ó ti ní bí mo ti ṣe máa ń, bí mo ṣe máa ń feel, ẹnh ẹnh ara, ara mi náà àti sọ, á ti communicate fún mi pé "hà ó ti wà nínú yàrá yi ní o". So àwọn nǹkan báyi báyi báyi báyi. So àwọn nǹkan tó já sí pé kí ni o, ó máa ń ṣẹlẹ̀ nínú yàrá ẹ́ náà ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí irú ààyè yẹn àbí kó ye bá yẹn. So kí nǹkan tí ẹ gẹ́ ní kúkúrú, àkọ́kọ́ nínú àwọn yàrá eléè tí mo nífẹ̀ẹ́ sí jù tó jẹ́ personal ti, tó jẹ́ personal fún èmi gan gan àbí kó ye bá yẹn, òun náà ni pé kí ni o. Yàrá tó já sí pé mo máa ń tọ́jú àwọn nǹkan mèremère sí, yàrá tó já sí pé kí ni àwọn dúkìá mi máa ń bẹ́ ń bẹ́, yàrá tó já sí pé kí ni àwọn nǹkan ìkọ̀kọ̀, ẹnh ẹnh àwọn tó já sí bí valuables, ẹnh ẹnh mo máa ń fi síbẹ̀. Pápa jùlọ yàrá yi mi kì í má nfẹ́ jẹ́ kí ìyàwó àbí ọmọ kí wọ́n ní access sí inú ìyàrá yẹn. Ẹ̀kéjì nínú àwọn yàrá tí mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni yàrá tó ní ṣe pẹ̀lú kí ni o, ààyè ibi tí mo ti máa ń ṣe ìbánisọ̀rọ̀ pẹ̀lú ọba tó ni mí. So bó tiẹ́ já sí pé yàrá yi náà bí mo ti ṣe ṣàlàyé náà ni pé kí ni o, kì í ṣe bóyá ń pé ìyàwó àti ọmọ ò lè wọ bẹ́ẹ̀. Amon mo kan máa nfẹ́ jẹ́ kó já sí pé tí bá ti wà bẹ́ẹ̀ kó jẹ́ èmi àti ọba tó ni mí nìkan lajọ́ má ṣe pé kí ni o lajọ́ má wà n'bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni yàrá tó ní ṣe pẹ̀lú ẹ́ ibi tí ọkùnrin àti obìnrin máa ń wà tó ti máa ń jọ́ ṣe pé kíni, tó ti máa ń jọ ṣe ìbáṣepọ̀, tó ti jọ máa ń ṣe oríṣiríṣi nǹkan àbí kó ye bá yẹn. So eléyi náà ni ìdáhùn fún ìbéèrè elé yìí, kò jẹ́ bó ṣe jẹ́.

Àwọn ètò àbí ká ní àwọn programs àbá àwọn podcasts eléyi tí wọ́n máa ń ṣe lórí, television, ǹjẹ́ mo níìfẹ̀ láti mọ̀ wọ́n? Bẹ́ẹ̀ ni, ìdáhùn ilé ó pínṣọná méjì torí àwọn ètò kan báyìí lẹ́tí wọ́n máa ń ṣe tó jásí pé kí ni, àwa náà la mọ̀, gbogbo wa náà la mọ̀ pé kí ni o, negativity ló kun bẹ́ẹ̀, àwọn nǹkan tí ó ṣe tó òun ló kun bẹ́ẹ̀. Àwọn nǹkan, àwọn míì náà dẹ́wàá tó jásí pé kí ni, àwọn àǹfààní, àwọn ẹ̀kọ́, àwọn ìmọ̀ lóríṣiríṣi òun ló kún níru àwọn ǹkan tí wọ́n máa ń ṣe ní orí, àwọn television àwọn ètò tó jásí pé kí ni. Àwọn ètò amúnikọ́ ọgbọn, àwọn ètò tó jásí pé kí ni wọ́n máa ń fìyàn ní òye tó dẹ̀ máa jásí pé kí ni oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ni wọ́n máa ń kọ́ yàn. Both academically, spiritually and mentally. Irú àwọn ètò bẹ́yẹn nkọ́ ò, wọ́n máa ń ṣe pé kí ni, wọ́n máa ń kọ́ yàn. So òun náà ni pé kí ni, irú àwọn ètò báyìí tó jásí pé kí ni oríṣiríṣi ẹ̀kọ́ òun ló kun bẹ́ẹ̀. Fún bí àpẹẹrẹ, ó ní ètò kan eléyi tí mo máa ń wò ní, orí YouTube bó tẹ̀ jásí pé kí ni wọ́n máa ń stream rẹ̀ náà ní orí television. Iyẹn fún ẹni tó bá ní, GoTv or DStv ó ti ní orí channel ibi tí wọ́n ti máa ń wò. Ètò yìí ó jẹ́ ètò kan eléyi tí olóòtú, iyẹn presenter tó jásí pé kí ni, àwọn òfin tó de ètò yẹn ni pé kí ni èèyàn gbọdọ̀ sọ òyìnbó rárá. Má sọ òyìnbó. Tó bá ti fi lè sọ òyìnbó báyìí ó ti ní èyí tí wọ́n máa ṣe pé kí ni tí wọ́n máa yọ nínú owó eléyi tí yẹ kó wọn fi hàn. That is, tó bá fi lè sọ èdè gẹ̀ẹ́sì, ómọ̀ọ́mọ̀ sọ ni o, o mọ̀ọ́mọ̀ sọ ni o. Ó ti ní èyí tí wọ́n máa fà yọ kúrò ní owó eléyi tó yẹ kí èèyàn jẹ. Nínú àwọn ètò eléyi tí mo tún máa ń wò, òun náà ni kí ni ètò kan tá a mọ̀ sí kí ni ọkọ kọ́rọ̀ alátẹ. Kí ni mo pe o? Kọ́kọ́rọ́ alátẹ. Ètò yìí ó jẹ́ ètò kan eléyi tó jásí pé kí ni oríṣiríṣi àwọn ǹkan ìyàlẹ́nu òun ló ń ṣẹlẹ̀. Fún bí àpẹẹrẹ ní ìsìn, ó ní ètò kan eléyi tí wọ́n gbé wá, iyẹn tí olóòtú gbé wá tó jásí pé kí ni o, ọkọ àti ìyàwó ó ní ṣe pẹ̀lú ọkọ àti ìyàwó. Ìyàwó, ọkọ yìí ó fi ẹ̀sùn kan ìyàwó pé kí ni gbogbo ọmọ tí ìyàwó bí, òun kọ́ ló ń pé gbogbo ọmọ tí ìyàwó yẹn bí. Ìkan kan nínú àwọn ọmọ yẹn kì í ṣe tòun. Látara pé kí ni òun lóhun ti, òun ti lọ sí kọ́rọ̀, òun ti, òun ti lọ ṣe DNA lẹ́yìn ìyàwó tí ìyàwó o mọ̀ tó dẹ̀ jásí pé kí ni o. Result ìyẹn, àyẹ̀wò, àyẹ̀wò eléyi tí ó ṣe result èsì tí result mú nani pé kí ni ò. Gbogbo àwọn ọmọ yẹn kì í ṣe tòun. So eléyi nkọ́ òó jẹ́, ó jẹ́ ká mọ oríṣiríṣi àwọn ǹkan ìyàlẹ́nu eléyi tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. Eléyi tí ó ń ṣẹlẹ̀ ní, àwọn, àwọn ǹkan ìyàlẹ́nu nítorí tó jásí pé kí ni. Tí ẹ̀yà gan bá gbọ́ gan, ẹ̀mí ìyẹn á ṣe kì í pé àh! Ṣé irú nǹkan báyìí ó tẹ̀ tú le ṣẹlẹ̀? A dẹ̀ tún kọ oríṣiríṣi àwọn ẹ̀kọ́. Lára àwọn ètò eléyi tí wọ́n gbé wá náà ni pé kí ni bàbá àgbàlagbà, bàbá tí ò ní làákàyè, bàbá tó jásí pé kí ni óyẹ kí wọ́n ja lọ́rẹ́ ni, kó máa ná dáadáa kí wọ́n máa fín lẹ́gba. Òun náà la gbọ́n pé kí ni òun ó bá ọmọ kékeré, ọmọ ọdún mẹ́fà, ọmọ ọdún méje òun bá, òun bá alájọṣepọ̀. Àti àwọn ǹkan ọ̀wọ́ mìí na báyìí tó jásí pé kí ni o, ah! O ja, ah! Ó burú jáì, ó burú jáì. Lára àwọn ètò eléyi tí ó tún jẹ́ ètò àǹfààní tó máa ń ṣe ìyàn láǹfààní, òun náà ni àwọn oríṣiríṣi àwọn ǹkan tó ní ṣe pẹ̀lú bí lecturing, ẹhẹ́n, bí ká máa, ìdánilẹ́kọ̀ọ́, ìdánilẹ́kọ̀ọ́ elé tó jásí pé kí ni wọ́n máa ń ṣe tó dẹ̀ wá ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn wa. So irú elé nǹkan wọ́n kọ́ ó jẹ́ àwọn ǹkan tí mo máa ń ṣe pé kí ni tí mo máa ń gbọ́ dáadáa. Ó dẹ̀ tún ní àwọn ètò mìí na eléyi tó jásí pé kí ni ó ní ṣe pẹ̀lú kí ni o, eeh, pẹ̀lú kí ni o wíwo, wíwo bọ́ọ̀lù, iyẹn footballing match. Àwọn ètò yi ná nkọ́ ò, torí èmi jẹ́ ẹyakan tó nífẹ̀ẹ́ sí kí ma wo bọ́ọ̀lù. Páápàá jù lọ tó bá ní ṣe pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Ó ti ní àwọn, àwọn ètò eléyi tó jásí pé kí ni àwọn ǹkan tá a mọ̀ ojú tó ni pé kí ni kí wọ́n máa show, bọ́ọ̀lù fún wa. So irú nǹkan báyìí náà kọ́ ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ka wá sọ àwọn ètò elé tí mo nífẹ̀ẹ́ sí tó jásí pé kí ni ó wà lórí television òun náà ni àwọn ètò elé tó bá ní ṣe pẹ̀lú entertainment. Páápàá jù lọ entertainment tó ní ṣe pẹ̀lú kí ni o tó ní ṣe pẹ̀lú bí orin gbígbọ́. Ah! Eléyi ó burú jáì. Látara àwọn ǹkan tí ó yẹ tó jásí pé kí ni ó máa fihàn lá-- fún bí àpẹẹrẹ ní ìsìn, obìnrin tó jásí pé kí ni yóò máa jó báyìí, yóò dẹ̀ wà níhòho. Eléyi ǹkọ́ o o jẹ́ ǹkan tí ó tako làákàyè. Ó jẹ́ ǹkan tó jásí pé kí ni negative, negative something òun ń kọ àwọn èèyàn ní àwùjọ. Lára ẹ̀ náà ni pé kí ni o àwọn, comedy eléyi tó jásí pé kí ni ó ní ṣe pẹ̀lú total lies. Tó jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá náà kọ́, irú ná ni, àbí kó ye báyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn ǹkan tí ó da eléyi tó jásí pé kí ni wọ́n máa ń ṣe ní orí àwọn television. Àwọn eléyi tó bá da mo máa wò, àwọn eléyi tí ó bá kù díẹ̀ ká tó fún àbí tí ó da, mo máa ṣe pé kí ni mo máa jìnnà sí wọn. So kò jẹ́ bó ṣé jẹ́.

Irun gbọ̀n láfọ̀sí wẹ́wẹ́ òun náà là mọ̀ sí irun àgbọ̀n. Iyẹn ni pé kíni irun eléyi tó máa ń wù ni, tó máa ń wò ni àgbọ̀n ọmọ ènìyàn. Generally ni irun àgbọ̀n tàbí irun gbọ̀n ni ó jẹ́ ǹkan tó wà fún àwọn ọkùnrin. Àbí kó yé bá yẹn, àwọn ọkùnrin ọ́un ni wọ́n máa ń wù irun gbọ̀n. Bó tẹ̀ já sí pé ó ń bẹ nínú àwọn obìnrin náà, eléyi tó já sí pé kíni àwọn náà lè ní irun gbọ̀n. Àmọ́ elé ǹko ogun oun ń ṣe àdámọ́ fún wọn. Ki ṣe kíni o, kì í ṣe àdámọ́ fún wọn. Kódà obìnrin tó bá ní irun gbọ̀n gan láwùjọ wa gan, a lè mọ̀ pé eléyi gan exception ló jẹ́. Iyẹn ni pé kíni o, àfiyọ́ òun ló jẹ́ kì í ṣe ǹkan tí a mọ̀mọ́ won níyẹn. Àbí kó yé bá yẹn. So ó jẹ́ ǹkan tí irungbọ̀n ó jẹ́ ǹkan tí ó wà fún àwọn ọkùnrin so tí o ta bá ní ká wo ní ọ̀nà yẹn bá yẹn. So ǹjẹ́ mo wà ní irun gbọ̀n? Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ǹkan tó ní irun gbọ̀n. Irun gbọ̀n mi gan òun tu wá ń ṣe ǹkan lásán. Irun gbọ̀n témi ó jẹ́ ǹkan tó gbilẹ̀ dáadáa. Ó jẹ́ ǹkan tó pọ̀ dáadáa. Elé ni o boyá kí n sọ pé mo jogún bàá làtí ile ni látara pé bàbá tó bí mi, so òun náà ní irun gbọ̀n. Àwọn tó jẹ́ bí ọmọ náà tó jẹ́ bí ọkùnrin, àwa náà ṣe ń pé kíni ò, àwa náà ní irun gbọ̀n. So mo jẹ́ ǹkan tí ó ní irun gbọ̀n. Kódà mo dẹ̀ jẹ́ ǹkan tó já sí pé kíni ò, mi kì í máa ń fọwọ́ kọ irun gbọ̀n mi. Ó túmọ̀ sí pé kíni òun mo máa ń fi irun gbọ̀n mi kalẹ̀. Mo máa ń fi irun gbọ̀n mi kalẹ̀. Lẹ́yìn pé kíni ò, kí ǹkan ṣe àmójútó, kí ń ṣe ìmọ́tótó eléyi tí ó péye látara ń pé kíni ò kí àwọn kòkòrò aifojúrí àbí àwọn kòkòrò eléyi tí a lè fojú rí náà kó má ba à máa ṣe ọṣẹ́ nú irun gbọ̀n yẹn. Àbí kó yé bá yẹn. So ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ. Àwọn tó dẹ̀ jẹ́, eeh, àwọn tani o, àwọn, eeh, olùmọ̀ wa tan níí ṣe pẹ̀lú, eeh, ọ̀rọ̀ ẹ̀sìn. Àbí kó yé bá yẹn. Látara ń pé èmi jẹ́ Mùsùlùmí, eléyi tí àwọn Yorùbá ń pè ní ìmọ̀le. So wọ́n jẹ́ kó yé wáa ń pé kíni ò, eeh, irun gbọ̀n wáa ń kọ́ ọ kí a fi irun gbọ̀n wa lẹ̀. Kí a ṣe ń pé kíni ò, ká fi irun gbọ̀n wa lẹ̀. Pé kí irun gbọ̀n wa kí ó máa wò. Nkan ta kan máa ṣẹ́ ní pé kíni ò, ká jẹ́ èèyàn kan tí yóò àmójútó ká kan máa wà fi irun gbọ̀n lẹ̀. Yàkátà bá yẹn ká jẹ́ ǹkan tí yóò máa mójútó. Àmọ́ pé ká máa máa ṣe ń pé kíni ò ká máa wà fá irun gbọ̀n wa, ká máa ṣe ǹkan tí ò yẹ ká máa ṣe sì wọ́n ṣọ pé kíni ò, eeh, eeh, Ọlọ́run ò fẹ́. Àbí kó yé bá yẹn Ọlọ́run ò fẹ́. So wọ́n ní ká jẹ́ ǹkan tí yóò fi irun gbọ̀n wa lẹ̀. Àmọ́ tó bá jẹ́ irun mú, so wọ́n ní ká máa ṣe ń pé kíni ò, ká máa ṣe àdì. Iyẹn ni pé ká máa mú kúrò lára àwọn ǹkan tó jẹ́ irun imú wa. Àbí kó yé bá yẹn. Àmọ́ ká fi irun gbọ̀n wa lẹ̀. Kí a dè ṣe ń pé kíni ò, irunmu, irun imú wa ń pé kí a fi í lẹ̀, a fi í lẹ̀. So generally speaking, àbí kó yé bá yẹn. No, kí n tìẹ máa sọ pé generally speaking, fún èmi, èmi fún ara mi gangan. So òun náà ni pé kíni ò, mo ní irun gbọ̀n. Mo dẹ̀ máa ń ṣe ìtọ́jú eléyi tó yẹ, eléyi tí ó pé fún irun gbọ̀n mi látara ń pé kíni ò, kí àwọn kòkòrò eléyi tí a lè fojú rí ni àbí elé tí è fojú rí náà ni kó má bá ṣe ń pé kíni òun kó má bá kó sí inú ẹ. Kí ó wà fá ń pé kíni ò, kí, eeh, oríṣiríṣi àìsàn kó wá máa wà ṣe mí ní ọọṣẹ́. So òun náà ni ìdáhùn, òun náà ni ìdáhùn sí ìbéèrè elé yìí. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣe mo maa n fi awọn fáìlì mi pamọ? Ehen eléyìí naa ni ìbéèrè, eléyìí ti o béèrè jẹ mo jẹ́ nkán tó máa n fi awọn fáìlì mi pamọ, bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́. Ehen àmọ́ kí n gbọ́dọ̀ dáhùn pẹlu bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni oun naa ni pé kíni ó ní awọn fáìlì kan eléyìí tó já sí pé kíni ó ní ṣe pẹlu kíni ó, ehen pẹlu academics, pẹlu bí ehen ilé ìwé àwọn nkán mọ́ ẹ. So fún bí àpẹrẹ nísìnyí, ehen fáìlì tó ní ṣe pẹlu èsì ìdánwò eléyìí tí mo ṣe àbí kó yé bá ẹ. Fáìlì tó ní ṣe pẹlu certificate pé lóòtọ́ àti lódodo ni mó, mó ṣetán ní ibi, ní ilé ìwé yẹn àbí kó yé bá ẹ. So irú awọn fáìlì bá yẹn kọ́ o, o jẹ́ nkán tí ó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ nkán tí ó ṣe kókó eléyìí tó já sí pé kíni ó, mó gbúdọ̀ fi wọn pamọ́, mó gbúdọ̀ fi wọn pamọ́. So òri ibó mó máa n fi wọn pamọ́ sí eléyìí nkán o jẹ́ ìbéèrè ọ̀tọ̀. Àmọ́ kí nkán tí ẹ tùú fi kí n dáhùn rẹ pé a lè fi jẹ́ àfikún fún ìbéèrè eléyìí, oun naa ni pé kíni ó. Awọn fáìlì yẹn so ó ti ní file bag tí mo rà, ehen tí mo máa n kó wọn sí. O dẹ̀ ti ní ààyè kan tó já sí pé kíni ó, mó máa n fi wọn pamọ́ sí àbí kó yé bá ẹ. So file bag, mó máa kọ́kọ́ fi fáìlì yẹn sínú file bag yẹn, dení ààyè tí mó sọ̀ọ́ yẹn máa lọ fi wọn pamọ́ síbẹ̀. So ìgbàkígbà tí mó bá nílò ẹ́ní fáìlì, ìgbàkígbà tí bá ní ìwúlò fún fáìlì èyíkéyìí tí fáìlì náà bá jẹ́ so mó máa kọ lọ sí yàrá eléyìí tí mo fi sí, so mó máa dẹ̀ mú jáde máa fà á jáde kúrò nínú file bag yẹn. So máa dẹ̀ lò fún nkán, nkán tó yẹ kí n lò fún, àkọ́kọ́ ni yẹn. Ẹ̀kẹjì nínú awọn fáìlì eléyìí tó já sí pé kíni ó, mó máa n, mó máa n ṣe pé kíni ó máa n tọ́jú wọn dáadáa. Oun naa ni fáìlì tó ní ṣe pẹlu èmi gangan fún ara mi. Fún bí àpẹrẹ fáìlì tó ní ṣe pẹlu ehen ọjọ́ ìbí, iyẹn date of certificate. Fáìlì tó ní ṣe pẹlu kíni ó state of origin, ehen ìpínlẹ̀ wọ̀ là bí mi sí. Awọn eléyìí náà nkán o jẹ́ fáìlì kan tó jẹ́ nkán pàtàkì nípa èmi gangan fún ara mi. So inú awọn fáìlì bá yẹn kọ́ o, mó jẹ́ nkán tí ó máa n fi awọn nkán wọ̀nyí, mó jẹ́ nkán tó máa n fi wọn pamọ́. So mi ì dẹ́ kí n máa fín ṣeré, mi ì dẹ́ kí n máa tá bùkún rẹ̀ nígbà kan. Kó dà gan mi ì kí máa jẹ́ kí awọn èeyàn kí wọn mọ̀ mí tí mó fi awọn nkán bá yẹn pamọ́ sí, kó má bà lè já sí pé kíni ó, wọn wà lọ impasonati nkan tó ní ṣe pẹlu ehen information mi àbí kó yé bá ẹ. So lárà awọn fáìlì eléyìí tí mi ì kí máa fín pamọ́, oun naa ni fáìlì tó já sí pé kíni ó, ohun tí ẹ, o máa wulẹ̀ expire ni àbí kó yé bá ẹ. Fáìlì eléyìí o máa expire fún bí àpẹrẹ nísìnyí, èsì ìdánwò eléyìí tí a ṣe ní first term, second term, third term àbí kó yé bá ẹ. Ehen so bá yẹn bá yẹn so a ti mọ̀ pé eléyìí nkán o wulẹ̀ ní ìpàdé kí ìgbà tí ó ṣe pé kíni ó, tí ó expire. Tí ó bá ti expire bá yẹn o mi pé kò ní ìwúlò kankan mọ́. So irú awọn eléyìí nkán o mó máa dàwọ̀nù àbí awọn fáìlì eléyìí tó já sí pé kíni ó, a fi máa n sọ ọ́, a fi máa n sọ ọ́ nígbà tí a bá sì, tí a bá sì wà ní ilé ẹ̀kọ́. So eléyìí náà nkán o, o ṣeé ṣe pé kí n ṣe pé kíni ó, kí nkán tọ́jú ẹ̀ fún ìgbà díẹ̀ lẹ́ìgba tí ó bá ti padà expire. Nítorí pé kíni ó, nkán tí a fẹ́ fi awọn fáìlì ṣe náà ni pé a fẹ́ fi gba certificate náà ni. So tí wọn bá ti lè ya wọn kíni ìyèwù tó bá rí pé dájúdájú lóòtito àti lódodo oun naa là ní awọn nkán yẹn. So oun naa ni pé kíni ó, ehen so wọn máa ń fi fún wa ní èsì ìdánwò ìyẹn certificate gangan. Ehen so tó bá ti lè fún wa bá yẹn o mi pé gbogbo awọn yẹn nkán o, gbogbo awọn nkán tí a fi máa n sọ wọn ni, tí a fín, tí a fín jókòó fún exam ni nkán nkán ba yen ẹ. Awọn yẹn kọ́ wọn ti ṣe pé automatically, wọn ti ṣe pé kíni ó, wọn ti wà expired náà ni. So oun naa ni pé kíni ó, awọn nkán bá yẹn mi ì nílò láti ṣe ki kín tu fi wọn pamọ́ sí. Látara pé tí bá padà fi wọn pamọ́ gan, pantí ni yóò máa padà jẹ́. Kíni mó sọ ó pantí ni yóò máa padà jẹ́ iyẹn táa mọ̀ sí ìdọ̀tí. So yóò kọ́ tí ẹ máa jẹ́ kí inú ilé kó kọ̀kun fọ́fọ́n ni, ehen tí awọn ehen kòkòrò tí wọn máa máa sì hàn lọ ṣe àbí awọn eku náà tí wọn kàn máa dà eyàn láàmú ní inú ilé èèyàn. So nkán tí ẹ gé ní kúrú, oun naa ni pé kíni ó, awọn fáìlì nkán bá tí mó máa n fi pamọ́ àbí kó yé bá ẹ. So oun naa ni pé kíni ó, kí n ra file bag, kí n dẹ̀ wá yàrá kan tó, tó, tó safe tó pamọ́ dáadáa kí n kó wọn sínu rẹ̀. Tàbí kí n tẹ́ ẹ yà sórí fóònù mi gan kí n scan awọn ìyẹn tó ṣe pàtàkì tó ṣe kókó ní awọn fáìlì bá yẹn kí n scan wọn kí n dẹ̀ tọ́jú ẹ̀ sórí Google Drive. Awọn àmọ́ awọn eléyìí tí mi kí máa n fi pamọ́ látara pé kíni ó, awọn máa expire. So oun naa ni pé kíni ó, mó lè fi wọn pamọ́ fún ìgbà díẹ̀ lẹ́ìgba tí wọn bá ti wà expire nkán o, oun naa ni pé kíni ó, máa ṣe pé kíni ó, máa dàwọ̀nù tàbí kí n dispose wọn àbí kí n tẹ́ ẹ ṣe pé kíni ó kí n sun wọn ina abí kí n fún awọn iya l'akáàrà, ehen tí wọn máa wà ní ojú òpópónà kí n kọ fún wọn pé tọ̀ nkán bá yẹn bá yẹn bá yẹn kó ṣe pé kíni ó, kó padà níwú ló mọ̀. So oun naa ni ẹ́n kò jẹ́ bó ṣe jẹ́

Eleyi táwọn ọ̀lọ̀yìnbọ̀ ń pè ní kíniun supper, oúnjẹ alẹ́. So oúnjẹ alẹ́ ó jẹ́ nǹkan tí a máa ń jẹ ní àkókò kan nígbà tí kíni òrun tó bá ti wọ̀, nígbà tòrun bá ti kúrò ní òfurufú. So àkókò mélòó wá ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Bo tẹ̀ já sí pé kíkọ ìbéèrè yìí ò ṣe dáadáa tó. Ó jẹ́ àkókò mélòó, ó yẹ kó jẹ́ ìgbà wo, ẹhẹ́n, ìgbà wo ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? So àmọ́ màá sì dáhùn ẹ náà látara pé kíniun àgbọ́yé ìbéèrè náà mo ti gbọyé. Òun náà ní wípé kíniun agogo mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? À mi fẹ́ lè sọ pé mi ní ìgbà kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ó níí ṣe pẹ̀lú ìgbà tí, ẹ́ n, oúnjẹ bá jiná ni. Ìgbà mí wà tó já sí pé kíniun o mo lè tètè jẹun lálẹ́ àbí kó ye bá yẹn. Ìgbà mí dẹ́wa tó já sí pé kíniun mi ní jẹun lálẹ́. Fún bí àpẹẹrẹ nìsìyí, boyà oúnjẹ tí mo jẹ́ losàn ó ti, ó ti, ó yọ́ mi dáadáa, ó dẹ̀, ìgbà tí alẹ́ wá dé, ìgbà tí àkókò alẹ́ dé, so inú mi tukún dé bi i pé kó tie sí nǹkan mi tó tie le wọ bẹ̀ lẹ́yìn pé kíniun kan tí ẹ̀ mọ̀ mi. Ìgbà mí wà tó já sí pé mo máa ń ṣe bẹ́ẹ̀. Ìgbà mí dẹ́wa tó já sí pé kíniun o kó dà, mo lè máa jẹun lọ́sàn-án tó máa já sí pé kíniun bùkátà máa wà fún mi pé kí n padà jẹun ní alẹ́ yẹn náà. So òun náà ni wípé kíniun mo máa jẹ oúnjẹ alẹ́. Àmọ́ ìgbà àkókò yẹn gangan, ìgbà yẹn gangan tí mo máa ń jẹ́ yẹn kò fẹ́ lè, mi ò fẹ́ lè sọ pé ìgbà bá yi gangan ni. Látara pé kíniun ó jẹ́ nǹkan tí ó máa fluctuate. Kì í ṣe pé ó máa ń bọ́ sí ìgbà kan pàtó. Ìgbà mí wà tó já sí pé oúnjẹ alẹ́ ńkọ́ ó, mo lè jẹun bí boya bí agogo méje àtàbọ̀. Pápàá ju ló to bá wa níí ṣe pẹ̀lú ìgbà kan tí a máa ń gbà wẹ̀. Tó bá jẹ́ pé ìgbà awẹ̀ ni mo máa ń tètè jẹ oúnjẹ alẹ́ látara pé kíniun ni ò mí ni, ẹ́ n, mi ní choice ju pé kí n tètè jẹ́ lọ látara pé kíniun ni o, ẹ́ n, àwẹ̀ eléyi ti mò ń gba, ẹhẹ́n. So màá tètè jẹ oúnjẹ alẹ́. Ó pẹ́ ju méje àbọ̀ mo ti jẹ oúnjẹ alẹ́ àbí kó ye bá yẹn. So ìgbà mí dẹ́wa tó já sí pé kíni o boya bí àbí aago mẹ́ẹ̀sán látara n pé kíniun mo máa lọ síbi iṣẹ́ só ti n bá ma fi padà dé láti ibi iṣẹ́ bí àbí aago mẹ́jọ àti lu. So kí n tó ní pé mó dá iná, mó ṣe gbá, mó ṣe gbogbo ẹ̀. So àkókò yóò ti máa lọ bí àbí aago mẹ́ẹ̀sán àbí aago mẹ́ẹ̀sán àbọ̀. Ìgbà mí dẹ́wa tó já sí pé mo máa ń tètè jẹ oúnjẹ alẹ́ bóyá ní àwọn òpin ọ̀sẹ̀ látara pé kíniun o, ẹ́ n, kò sí iṣẹ́ náà, kò sí iṣẹ́ kì í ṣe boya pé mo ní bí nǹkan tí mò ń lọ, kì í ṣe boya pé mò ń dá lébo wa láti ibi iṣẹ́. Ilé náà ni mò máa ń wà. So àwọn ìgbà yín ńkọ́ ó, so mo jẹ́ yan kan tí ó máa ń tètè, pé kíniun tó máa ń tètè jẹun ní alẹ́. So eleyi náà.

Kí n má parọ́, kí n má jalè. Ehen, torí wọ́n sọ pé ẹni tó bá parọ́ yóò padà jalè. Ẹni tó bá dé jalè nko o, tọ́wọ́ òfin bá bàá, tọ́wọ́ òfin bá tẹ́, á yóò finá wójú òfin. Òun náà ni pé kíni o, ó ti ṣe díẹ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi látara pé mi ò sí ní agbègbè ibi tí wọ́n wà. Àbí kó ye bayen, mi ò sí ní agbègbè ibi tí wọ́n wà látara pé kíni o, ibi tí mo wà ó jẹ́ ibi kan tó jìnnà púpọ̀. Ó jẹ́ ibi kan tó jìnnà púpọ̀ sí ibi tí àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi wà. Kò dé sí nnkàn tó fàá ju pé kíni o, mo wà ní national assignment. So wà ní, ẹ́ẹ́n, mo ń ṣètò ìgúbánirọ̀ mi lọ́wọ́, ìyẹn NYSC service. So ìlú tí wọ́n gbé mi lọ, so ó jẹ́ ìlú kan tà mọ́ sí Taraba. Eléyìí tó jẹ́, tó jẹ́ ìdíwọ́ fún mi láti lè já sí pé kí n rí àwọn ọ̀rẹ́ mi. Ó tẹ̀ já sí pé lẹ́kọ̀ọ̀kan ẹ́ẹ̀kọ́ láre, a máa ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ àìgbéka. Àbí bá ẹ́, kò yé bá yẹ́n, a máa ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ àìgbéka. So a lè sọ̀rọ̀ lórí WhatsApp náà ni. Ìyẹn tó bá já sí pé kíni o, a bá fẹ́ rí ara wa sójú, a lè sọ̀rọ̀ lórí WhatsApp, a lè sọ̀rọ̀ lórí Facebook náà. Ehen, ǹnkan kan bá yẹ́n, a dè máa ń pe ara wa náà, a máa ń gbà wa. Àmọ́ pé ìgbà tí mo ti wá rí wọn sójú kẹ́yìn, á, ó ti ń lọ boya bí oṣù, boya bí mẹ́sàn sí mẹ́wàá báyìí. Bẹ́ẹ̀ ni. Torí láti bí, April ní ọdún tó lọ, òhun ni mo ti wà ní, ìlú ibi tí mo wà báyìí. Láti April, a de wà ní kíni báyìí o, a wà ní February báyìí. So ó ti ń lọ bí oṣù mẹ́wàá. Eléyìí tí mo fi ní, tàtí jọ ní contact yẹn, tàtí jọ rí ara wa sójú kẹ́yìn. Ko dé, èmi ò dẹ́ kí n ṣe eeyan kan tí ó máa ń, ó máa ń pa àwọn ọ̀rẹ́ tirẹ̀ o. Àmọ́ tí kì í bá ń ṣe nǹkan tó dé, tí kì í bá ń ṣe nǹkan tí ó fàá, ehen. So a bá jọ máa rí ara wa ní òrèkóòrè. Kódà ó lẹ̀ jẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀, àwọn ọ̀rẹ́ kan wà tí mo máa ń rí lọ́soọ̀sẹ̀ báyen. Àwọn kan wà tó já sí pé bí a bí oṣu oṣu látara pé, distance yẹn náà, distance yẹn náà ló máa ń fàá. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí àǹfààní fún mi láti lè já sí pé kí n ní ayé láti pàdé ọ̀rẹ́ kankan fún pé kíni o, distance yẹn àlàfo tó wà láàrin wa kì í ṣe, ó ṣẹ̀ kan tó jìnnà púpọ̀. Kì í dẹ́ n ṣẹ̀ nnkan tó já sí pé kíni o, mo lè sọ pé mo máa wọ̀ láti lọ sí pé kíni o kí n lọ rí wọn. Torí tí n bá ní kí n wọkọ̀, lílọ àti pipadà bọ̀. So yóò na mi lọ́wọ́ tó pọ̀, yóò na mi lọ́wọ́ tó pọ̀. Ati wipé wàhálà gan tie tun kú ń bẹ̀. Eléyìí náà ni ìdáhùn sí ìbéere, eléyìí tí ó bẹ̀erẹ̀ fún.

Agogo ìjí mi, eléyìí tí a mọ̀ sí alarm, àbí kó yé báyẹn. So ó wá ní oríṣiríṣi ìgbà. Kí n ṣe bóyá pé àkókò kan pàtó báyìí ni mo ní fún agogo ìjí mi, ìyẹn alarm, àbí? Ẹ̀hẹn. So kòun se bóyá pé àkókò kan pàtó. Ìgbà mí wà tó jásí pé kí n nu oríṣiríṣi, eh, alarm ìyẹn agogo ìjí, òun ni mo lè gbé sí orí ẹ̀rọ àgbéká fún bí àpẹ̀rẹ níṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Eh, ọ̀nà mẹ́ta ni agogo ìjí wà. Mo fì kan, ago kan òru, mo fi kan sí ago mẹ́ta òru, mo dẹ̀ fi kan sí bóyá bíi ààbọ̀. Ago kan òru yẹn kì í ṣe bóyá pe mo ní nǹkan tí mo máa nṣe níbẹ̀, àmọ́ mo kàn má n mọ̀ọ́mọ̀ fi ságo òru látara pé kí n nu tí a, tí alarm yẹn bá ti dún báyẹn. So yóò túnmọ̀ sí pé kínni o, eh, má jẹ́ kí orun rẹ̀ kí ó wọra mọ́ látara pé kínni o ago mẹ́ta. So ó ní nǹkan ṣe, ó ní nǹkan pàtàkì tí mo máa ṣe. So tí ago kan yẹn bá ti dún, so yóò ti sẹ́ǹdi signal sínú ọkùnrin, yóò ti sẹ́ǹdi, yóò ti sẹ́ǹdi, yóò ti communicati brain mi pé kí n nu ago báyìí tí ń sún mọ́ o. Ọ̀yà máa gbára dì so that orun tí mo bá fẹ́ sùn gan ò kò ní jẹ́ orun kan tí yó wọra mọ́, kò ní jẹ́ orun kan tí ó wọra mọ́. So lẹ́yìn ìgbà tí agogo, agogo, eh, jí tí àkọ́kọ́ yẹn bá ti lè dún báyẹn, so tó bá ma fi dí pé ẹlẹ́kejì bá máa dún, so yóò jẹ́ nǹkan tí yóò rọrùn fún mi láti lè jásí pé kí ni o kí n dìde ní ìrọ̀rùn, kí n dẹ̀ ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Bọ̀ nígbà mí, kí n nu, mi kì í máa le jí náà látara pé bóyá pé ó fẹ́ rẹ́ra díẹ̀. So ago márùn-ún abọ̀ yẹn ò. So màá ba lè jí, màá lè jí nígbà yẹn kòsí bó ṣe lè rẹ́ra tó. Ba ìdá ago márùn-ún abọ̀ yẹn, màá jí, màá lè ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe. Àti pé ago márùn-ún abọ̀ náà ni ago elé tí mo máa ń sábà jí ní gbogbo ìgbà náà látara pé kínni o, eh, ó ti jẹ́ nǹkan tó mọ́ra, ó ti jẹ́ nǹkan tó mọ́ra. So tí n bá ti jí lágo márùn-ún, àwọn nǹkan tó yẹ kí n ṣe, eh, pé mo fẹ́, mo fẹ́ dúpẹ́ fọ́lọ̀run ni o, mo fẹ́ ṣáàdúrà ni o, àwọn iṣẹ́ elére tó yẹ kí n ṣe, mo fẹ́ gbálẹ̀ ni, mo fẹ́ fọ abọ́ ni, àbí kí tẹ̀lé ni a sì le ṣe iná o. Mo fẹ́ ṣe ètò láti lè jásí pé kínni o kí n lọ ibi iṣẹ́. Mo dẹ̀ tún fẹ́ dáná náà ni, oúnjẹ eléyìí tí mo máa jẹ torí èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo ní ìfẹ́ sí pé kínni o, kí n máa jẹun, àbí kó yé báyẹn. Mo ní ìfẹ́ sí pé kí n máa dáná, mo ní ìfẹ́ sí pé kó jásí pé kínni o oúnjẹ eléyìí tí mo bá sè, té mi fún ara mi bá fọwọ́ ara mi sè, pé kí n jẹ ó dùn, kò dùn bẹ́ẹ̀. Ju pé kínni o, kí n máa lọ máa fi owó mi ra oúnjẹ lọ níta lọ, àbí kó yé báyẹn. So Àwọn ìgbà tí agogo ìjí mi máa ń wà náà níyẹ̀n ẹ̀mẹta. Ìgbà mí dàgbà tó jásí pé kí n nu tí àkọ́kọ́ yẹn, ìyẹn agogo ìjí tí àkọ́kọ́ yẹn tí mo pè ní ago kan òru yẹn, mo máa ń pa látara pé kí n nu o. Ìgbà tí ó jásí pé kí n ṣe gbogbo igbà náà ló ní ìwúlò, so mo máa ń pa. Àmọ́ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà náà ló jásí pé kínni o agogo ìjí mẹ́ta, òun ni mo máa ń ní. Àkọ́kọ́ ago kan òru, ẹ́kẹ́jì ńkọ́ o ago mẹ́ta, ẹ́kẹ́ta ńkọ́ o ago márùn-ún àbí ago márùn-ún abọ̀. Kí ni mo pè o? Ago márùn-ún àbí ago márùn-ún abọ̀. Mo dẹ̀ ti sọ iṣẹ́ tí àwọn agogo ìjí ń ṣe. Àkọ́kọ́ yẹn kan yóò jẹ́ signal fún mi, yóò jẹ́, yóò jẹ́ communicator láti lè jásí pé kó sẹ́ǹ di signal sínú brain mi, àbí kó sọ fún ìlàkàyè mi pé kí n nu agogo mẹ́ta tí ń bọ̀, wọ́n yá máa, máa rà di fún nǹkan tó fẹ́ ṣe ní ago yẹn. Ẹ́kẹ́jì yẹn ńkọ́ o agogo mẹ́ta yẹn ní pé kí n nu fún nǹkan tí mo bá fẹ́ ṣe. Ó tẹ̀ já sí pé nígbà mi iná gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé síwájú náà ni pé kínni o, mo lè má pàdà lo ago mẹ́ta iná bọ́ yá pé tí, eh, ó bá rẹ́ra, àbí kó yé bá ẹ. Àmọ́ ààrún abọ̀ yẹn dandan ni, mo gbọdọ̀ dìde. No matter what, ó rẹ́ra ni, kò rẹ́ra ni o, so mi ò gbọdọ̀ dìde. So àwọn agogo ìjí náà ló ní iṣẹ́ pàtàkì elé tí wọ́n ń ṣe fún mi. Ẹ̀hẹn, òun náà ni nǹkan tí mo lè sọ pẹ̀lú ìbéèrè elé. Ó dẹ̀ jẹ́ ìbéèrè kan tí mo ní ìfẹ́ sí jù dáadáa. Ó jẹ́ ìbéèrè kan tó jásí kínni o mo, mo fẹ́ pé kí n ṣiyẹ̀ ìmọ̀ tèmi náà nípa bí mo ṣe ṣe àwọn ètò ìgbésí ayé mi, pàápàá jùlọ nǹkan tó ní ṣe pẹ̀lú òru, and bí mo dẹ̀ ti ṣe máa ṣe pé kí n nu bí mo ṣe máa execute. Òun náà ni pé kí n nu pẹ̀lú àwọn agogo ìjí yẹn, àwọn alarm. So ó jẹ́ nǹkan tí ó máa ń ràn mí lọ́wọ́ púpọ̀ dáadáa. So kò jẹ́ bó ṣe jẹ́.

Òfin ìyára ọkọ̀ jẹ́ ǹkan tó máa ń tẹ́lẹ̀ àbí ǹkan tí ó máa ń mójú tó. So eléyi náà ni ìbéèrè tí ó wá. So ìdáhùn náà ni pé kíni gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ òun náà ni pé kíni, wọ́n ní ìlú tí ò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀. Ibi tí ò bá ti lè ṣì ẹ̀ṣẹ̀ ǹkọ́ ótúmọ̀ sí pé kíni kò sí òfin nbẹ̀ níyẹn. So ní ìlú tí wá ń bí báyìí, a ní òfin eléyi tí ó de bí a ti ṣe má ma wa ọkọ̀, bí a ti ṣe má ma sáré ní àwọn ojú, ojú ọ̀nà wa, ojú àwọn òpópónà ọ̀nà wa àbí kó yé bá yẹn. Ó túnmọ̀ sí pé kíni, òfin wà. Iyẹn wá já sí pé kíni, bí òfin ti ṣe wà ǹkọ́, ìjìyà náà wà fún ẹni tí ó bá tako òfin àbí ẹni tí ó bá tẹ̀lé òfin eléyi tí ó ń ṣe àmójútó bí a ti ṣe máa ń wa ọkọ̀ ní àwọn ojú ọ̀nà wa. Òun náà ni ǹkan tí mo lè sọ pẹ̀lú ìbéèrè báyìí. So báwo wá ni mo ṣe máa ń tẹ̀lé? Òun náà ni pé kíni, ó ń bẹ nínú àwọn ọ̀nà eléyi tó já sí pé kíni, wọ́n ti ní èye kìlómítà eléyi tí ìjọba lá kalẹ̀ pé kíni a gbúdọ̀ máa lò, a gbúdọ̀ máa tọ̀ látara pé kíni, tí ẹnìyan bá sáré kọjá kìlómítà per seconds eléyi tí ìjọba lá kalẹ̀, ó ṣe é ṣe kí ó lọ fa ìjàmbá ọkọ̀ lọ́nà látara pé bóyá pè ọ̀nà yẹn kò ń ṣe ǹkan tó dára tó fún kìlómítà eléyi tí a fẹ́ gbà sáré ní ojú ọ̀nà náà. Àbí kó yé bá yẹn. So ó jẹ́ ǹkan tí ìjọba ti lá kalẹ̀ fún wa. Iyẹn fún àwa tá jẹ́, fún àwa tó já sí pé kíni a máa ń wa ọkọ̀ ní àwọn ojú, ojú ọ̀nà gbogbo. Ó dè tún bẹ nínú àwọn òfin náà eléyi tó já sí pé kínì o, a ń pè é ní traffic light. Eléyi ǹkọ́ ò ó wà fún àwọn ọ̀nà tó já sí pé kíni intersection bá wà ń bẹ. Àbí àwọn ọ̀nà eléyi tó bá já sí pé kíni ó tóbi, tó bá já sí pé kíni ó wà fi roundabout síbẹ̀. So a dè ní àwọn traffic light yẹn láti já sí pé kíni kí ó máa fún wa ní oríṣìíríṣìí signs, kí ó máa fún wa ní oríṣìíríṣìí àmì pé ó yà ó. Tẹ́ bá ti dé ibi báyìí, kẹ́ dúró. Ó ti ní àwọn iná tó máa ń tàn yẹn. Red ó túnmọ̀ sí pé kíni tó bá jẹ́ pé iná pupa bá ni traffic light yẹn bá tàn, iyẹn iná pupa àbí kó yé bá yẹn. So yóò sọ, iyẹn túnmọ̀ sí pé kíni ẹ dúró. Tó bá já sí pé green, iyẹn túnmọ̀ sí pé kíni kẹ́, kẹ́ wa máa gbaradì láti máa lọ. Àbí nò, tó bá jẹ́ pé yellow, yellow túnmọ̀ sí pé kíni kẹ́ gbaradì láti lè já sí pé kí ẹ tẹ̀síwájú. Tó bá ti lè tàn green, ó túnmọ̀ sí pé kíni ẹ lè wa máa lọ báyìí. That is you can now go. Red o mean pé kíni kẹ́ ẹ dúró. Yellow ó túnmọ̀ sí pé kíni kẹ́ ẹ máa ṣe ìgbáradì. That is ready to what, ready to leave. Green wá túnmọ̀ sí pé kí nù kó ya ẹ kúrò. Iyẹn ni pé kíni kẹ́ ẹ go. Lára àwọn òfin náà eléyi tí ó ń mójú tó bí a ti ṣe máa ń yára ọkọ̀. Fún àpẹẹrẹ nísìyìn, tí ó bá sí irú traffic light yẹn ní ọ̀nà, báwo ni a ti ṣe fẹ́ regulate àwọn ọkọ̀ wọ̀nyẹn? Ó túnmọ̀ sí pé kíni ìjàmbá ọkọ̀ yóò máa ṣẹlẹ̀. Àwọn èèyàn kan wọ́n á máa pàdánù ẹ̀mí wọn. Tí wọ́n bá tie pàdánù ẹ̀mí wọn nkọ́ o, àwọn ẹ̀ya ago ara wọ́n nkọ́ ó jẹ́ ǹkan tó já sí pé kíni wọ́n á máa pàdánù, àbí kó yé bá yẹn. Oríṣìíríṣìí ẹ̀mí náà ni ó ṣe pé kíni yóò máa lọ sí. Oríṣìíríṣìí dúkìá náà ni ó ṣe pé kíni yóò bọ́ sí látara pé kíni a máa tẹ̀lé ǹkan tó ní ṣe pẹ̀lú kíni ìyára ọkọ̀ ní àwọn ojú ọ̀nà wa. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ náà ni pé kíni ìjìyà wà, ìjìyà ń bẹ fún ẹni tí ó bá tẹ̀lé àwọn òfin tó de àwọn bí a ti ṣe ń sáré ní àwọn ojú ọ̀nà wa. Àbí kó yé bá ẹ. So òun náà ni ǹkan tí mo lè sọ ránpẹ́ nípa ìbéèrè eléyi tí ó wáyé nípa pé kíni ṣé mo máa ń tẹ̀lé òfin eléyi tó de yìyára ọkọ̀ ní àwọn ojú ọ̀nà wa gbogbo. Àbí kó yé bá ẹ. So kò jẹ́ bó ṣe jẹ́.

Aago ọwọ́, eléyi ti a mọ̀ sí wristwatch, so ńjẹ́ mo máa ń wọ àbí mo tiẹ̀ jẹ́ eyaǹkan tó níìfẹ̀ sí wíwọ rẹ̀. So ìdáhùn náà ni pé kíni mò ń máa ń wọ aago ọwọ́, àmọ́ nígbà wo àti ìgbà wo ni mí kí máa ń wọ? Ìgbà tí mo máa ń wọ̀ náà ni ìgbà tí, ẹ, bùkátà bá pè fún. Pẹ̀lú bùkátà ìkọ tí mo gbà lérò ni pé kíni bọ́ya tí ń bá lọ sí ibi iṣẹ́ àbí tó bá jásí pé wọ́n bá pè mí lọ sí òde àbí kó yé bá yẹn. Àbí bó tẹ̀ jásí pé kíni bọ́ya mò ń ṣe exercise, bọ́ya mò ń ṣe jogging, so mò máa nílò pé kíni kin ní timer lọ́wọ́, kin ní aago lọ́wọ́ láti lè jásí pé kíni kin fi calculate èyí ìṣẹ́jú elé àbí wákàtí tí mò fi ń ṣe exercise àbí tí màá lò láti lè fi ṣe exercise. Iyẹn tun mọ̀ sí pé kíni aago ọwọ́ ńbẹ yóò máa jẹ́ regulator, yóò máa jẹ́ regulator fún exercise èyíkéyìí tí mi bá máa ṣe. So òun náà ni iyẹn pé àwọn ǹkan tó lè fàá tí màá fi wọ aago ọwọ́ ni. Ẹ̀ẹ́lẹ̀kejì, òun náà ni pé kíni àwọn ìgbà eléyi ti mí ò kí ń máa ń wọ aago ọwọ́ fún bí àpẹẹrẹ nísìnyí. Ìgbà tí bá darí láti ibi iṣẹ́ dé àbí kó yé bá yẹn tí kò sí bí, tí kò sí bó mìíràn tí mò bá nlọ, òun náà ni pé kíni mi ò ní wọ aago ọwọ́. Tó bá tiẹ̀ jási pé mo bá wọ̀ tẹ́lẹ̀ àbí kó yé bá yẹn, so màá nílò pé kí i ṣe pé kíni o? Kin bọ. Ẹ̀kejì ńbẹ náà ni pé kíni tó bá jásí pé mo bá wà nílé, iyẹn ni pé kíni mi ò lọ sí ibi iṣẹ́, kò dẹ̀ sí bùkátà fún mi pé kí n jáde, so òun náà ni pé kíni mò ní wọ aago ọwọ́ àbí màá jẹ́ eyaǹkan tí ò ní wọ aago ọwọ́. Ẹ̀kẹetá ńbẹ náà ni pé kíni tó bá jásí pé kíni, ẹ, àsìkò ooruń, ẹẹ́hn, bóyá pé mò fẹ́ sùn àbí kó yé bá yẹn, so òun náà ni pé kíni gbogbo ǹkan tí bá ti wọ̀ tó jẹ́, tó bá jẹ́ bí ẹgbàá ọwọ́, tó jẹ́ bí ǹkan tí a fi máa ń sara lóge, tó bá ti bọ́ sí àsìkò bá yẹn, ǹko gbogbo ẹ náà ni màá ṣe pé kíni, màá bọ́ dànù. Àwọn eléyi tó bá jásí pé kí n fọ̀ wọ́n kúrò ni màá nílò láti ṣe pé kíni kin fọ̀ wọ́n kúrò. Àwọn eléyi tó bá nílò pé kí n bọ́ wọ́n náà ni màá nílò láti lè jásí pé kíni kin bọ́ wọ́n kúrò. So elé náà ni àwọn àsìkò àbí àwọn ìgbà elé tí mí ò kí ń máa ń wọ aago ọwọ́ sí ọwọ́ àbí kó yé bá yẹn. So gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé tẹ́lẹ̀ náà ni pé kíni aago ọwọ́ ní nígbà tí mò bá wọ̀ ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ keyàn tiẹ́ tù rẹwà si. Ó jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí ọmọlúàbí èèyàn kó tún fẹ́ pé díẹ̀ àbí kó yé bá yẹn. Nígbà tí eyàn bá wọ aago ọwọ́, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó jẹ́ ǹkan tí ó wúlò dáadáa. Nígbà tí eyàn bá nílò láti lè jásí pé kíni o keyan fẹ́ mọ àgo àbí kó yé bá yẹn. So tí bá nílò pé kí n mọ àkókò eléyi tí a wà àbí tí bá nílò pé kí n mọ aago eléyi tí a wà, bóyá pé mò fẹ́ sáré ṣe ǹkan, so tí bá ti wo ọwọ́ mi bá yẹn, màá ti mọ àkókò eléyi tí a wà, màá ti mọ àwọn ǹkan eléyi tó yẹ kí n ṣe. Torí pé kíni aago ọwọ́ ó jẹ́ ǹkan tí ó rọrùn dáadáa, ó jẹ́ ǹkan tí ó máa ń rani lọ́wọ́ láti ba lè mọ àwọn àkókò eléyi tí a wà ní inú ẹ̀. So òun náà ni ǹkan tí mò lè sọ nípa ọ̀rọ̀ aago ọwọ́ àbí kó yé bá yẹn, so kò jẹ́ bó ṣe jẹ́.

Bí mo ti ṣe máa ń rí àwọn ìpèsè fún àwọn ohun èlò eléití mo bá fẹ́ lò àbí kó yé bá ẹ̀, òun náà ní pé kí n o kí n lọ sí àwọn ilé iṣẹ́ tí wọ́n máa ń pèsè irú nkan bá yẹn àbí tí wọ́n máa ń ṣe irú kan lílò eléití mo nílò láti lè já sí pé kí n lò wọ́n ní àyíkáayé eléití mi ìbá wà fún bí àpẹẹrẹ tó bá jásí pé mo bá nílò, ẹ́, àwọn ẹ̀rọ ayárabíàṣà, tí bá nílò ẹ̀rọ ayárabíàṣà. So eléì nkàn ó, nígbà tí mo bá fẹ́ lọ ra àbí ká tẹ́ sọ pé bóyá pé, ẹ́, a fẹ́ lò àbí pé a ti e fẹ́ fi ṣe ẹ̀bùn fún àwọn èèyàn náà ni àbí kó yé bá yen. Tó bá je pé a bá fẹ́ lò níbi iṣẹ́ wa, bóyá a fẹ́ fi ṣe ẹ̀bùn fún àwọn èèyàn, bóyá ẹ̀bùn n pé tọ̀, ẹ̀ṣe ohun amórírì yi o, tẹ́ ẹ̀ n bá wa dùwò pọ́ nkan kan bá yẹn, òun náà ní pé kí n o ká lọ sí àwọn ilé iṣẹ́ tí wọ́n máa ń pèsè irú kan bá yẹn. So ká bá wọn dùwò pọ́n pé nǹkan báyi báyí a nílò rẹ̀ ó. So a dẹ̀ jọ ṣe, a jọ sọ̀rọ̀ àsọ ye pọ̀, a jọ sọ eléyi tí ó jásí pé kí n o, a jọ gbọ́ra wa yé. Bẹ́ẹ̀ náà ni tó bá jásí pé àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú àwọn ohun èlò ilé, àwọn nǹkan tó jásí pé a máa ń lò nílé fún bí àpẹẹrẹ nísìí, bóyá bí àwọn mattress, bóyá bí àwọn chairs, bóyá bí àwọn, ẹ́, tables nǹkan kan bá yẹn, àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú bóyá bí furnitures, òun náà ní pé kí n o, a nílò láti lè jásí pé kí n o ká to àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, ká to àwọn furnitures lọ. So wọ́n á ba lè ṣe àlàyé elééyi tó kún dáadáa àbí àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àwọn nǹkan tí yóò ná wa, nípa àwọn nǹkan tí a nílò láti lè jásí pé kí ni o, a ṣe àti owó nǹkan kan bá yẹn. Wọ́n á dẹ̀ sọ, ẹ́, ìgbà tí nǹkan bẹ́ẹ̀ tí yóò wà ní, tí yóò di lílílò, ẹ́, tí ó wà available fún lílò, ẹ́, òun náà ni nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá nílò àwọn ohun èlò ilé, àwọn nǹkan tó jásí pé kí n o, a máa ń lò nílé. Bẹ́ẹ̀ náà ni tó bá jásí pé àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú bóyá bí a fẹ́ fi ṣe, bóyá bí a fẹ́ fi ṣe òde, àwọn bóyá bí tent ni o, aga ni o, nǹkan kan bá yẹn àbí bóyá bí nǹkan ohun èlò ìdáná àbí kó yé bá yẹn tí a fẹ́ lò ní party àbí ní òde eléití a bá fẹ́ ṣe. So nǹkan tí a máa ń ṣe náà ní pé kí ni o, a nílò láti lọ bá àwọn, ẹ́, event planner, ẹ́, ó ní àwọn nǹkan tí wọ́n ń pè ní event planner ní ọ̀dọ̀ wáa ń bí bá yi so a nílò láti lè jásí pé kí n o ká lọ bá wọn dùwò pọ̀, ká jọ ṣe, ká jọ sọ̀rọ̀ àsọ ye pọ̀, ká jọ jomitorọ̀rọ̀ nípa nǹkan tí a fẹ́ ṣe, nípa àyè tí a máa lò, nípa, ẹ́, ohun èlò eléití a máa lò, nípa owó náà tí yóò ná wa, a jọ sọ̀rọ̀. So wọ́n á kọ́, wọ́n á kọ́, wọ́n máa kọ àwọn ohun èlò yẹn, wọ́n máa kọ fún wa, a dẹ̀ gbéyẹ̀wò dáadáa. Lẹ́yìn igbàá tí a bá ṣe àgbé, a gbéyẹ̀wò rẹ̀ dáadáa. So òun náà ní pé kí ni o, a wá tẹ́síwájú àbí ká má tẹ́síwájú nígbà tí, ẹ́, ó ẹ́, owó eléití wọ́n bá kọ fún wa tó bá pọ̀ ju nǹkan tí alágbara lọ. Àmọ́ tó bá jásí pé nǹkan tí ò ga ni lára ni, so a jọ, a jọ wọ, ẹ́, a jọ ní àdéhùn, so a dẹ̀ jọ, a jọ sign àdéhùn eléití a bá jọ ní. So ó jẹ́ nǹkan tí mo lè sọ nípa àwọn ohun èlò bí a ti ṣe máa ń rí ìpèsè wọn àbí kó yé bá yẹn bí a ti ṣe máa ń rí ìpèsè wọn. Àmọ́ tó bá jásí pé nǹkan tó jásí pé fúnra wa náà ni a bá máa ń ṣe wọ́n, bóyá nísìí ilé iṣẹ́ wa ó jẹ́ ilé iṣẹ́ kan tó jásí pé kí n o, a máa ń ṣe bóyá bí àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú bóyá bí, ẹ́, ohun ìdáná, bóyá bí portu, bóyá bí ṣíbí, bóyá bí, ẹ́, abọ́ nǹkan kan bá yẹn. So tó bá jásí pé àwọn nǹkan tó níí ṣe pẹ̀lú nǹkan kan, nǹkan táa wáa gọ̀gan fúnra ara tí à ń ṣe, òun náà ní pé kí n o, a ti ní àwọn, ẹ́, expert, a ti ní àwọn èèyàn tó jásí pé wọ́n ní mọ̀ nípa irú nǹkan tí à ń ṣe yẹn. So àwọn ohun èlò eléití a nílò láti lè jásí pé kí n o, wọ́n jẹ́ bí processor, wọ́n máa jẹ́ pé òun náà ni nǹkan tó jásí pé kí n o, a nílò láti pòpọ̀ kó ba lè fún wa ní àwọn nǹkan tí à ń ṣe yẹn. So a ti ní àwọn tó jásí pé kí n o, iṣẹ́ ti wọn òun náà ní pé kí n o, kí wọ́n ṣe àmójútó, kí wọ́n ṣe rírí àti bí a ti ṣe máa, bí ó ti ṣe dé àro tó wọ, àro tó wà, àro tó wà yẹn bí ó ti ṣe dé ọ̀dọ̀ tiwa, dén a dẹ̀ mọ̀ bí a ti ṣe máa ṣe pé kí n o, a jọ ṣepọ̀. So àwọn mì wá tó jásí pé kí n o, a máa ń ship wọn wá ní láti òkè òkun torí pé kí n o, imi lé wá tó jásí wípé kò ní sí ní ọ̀dọ̀ tí wań bí bá yi so òun náà ni nǹkan tí mo lè sọ pẹ̀lú ìbéérè elé, kò jẹ́ bó ṣe jẹ́.

Ìgbà tí mo kẹ́yìn ní àlá burúkú àbí ká ní àlá elé ti o máa ń dẹ́rùbà yàn àbí àlá tí ò tiẹ̀ dá, so ó jẹ́ kan tí mo lè rántí báyìí. Ó jẹ́ kan tí mo lè rántí báyìí látara pé kí ni ọ́, ó ti pẹ́, ó ti pẹ́ jọjọ elé tí mo ní irú àlá tó jẹ mọ́ ìbéèrè báyìí àbí kó yé bá yẹn. So mi ò lè sọ pé ọdún báyìí ni pàtó, mi ò lè sọ pé bẹ́rẹ́ pé inú oṣù báyìí gan ni pàtó àbí ọjọ́ elé tí ó bọ́ sí gangan. Àmọ́ mo kọ mọ̀ pé àlá fúnra ara rẹ̀. So àlá nìyí ó pín sí oríṣiríṣi ọ̀nà. Àwọn alákọ̀wà tó jásín pé kí ni ọ́, àlá ìdùnnú ni wọ́n. Àlá elé tó máa ń fún yàn ní ìdùnnú nígbà tí èèyàn bá lá wọ́n. Tí èèyàn gan bá, tí èèyàn gan bá jigọ lójú oorun, inú èèyàn máa dùn, ọkàn èèyàn á balẹ̀ àbí kó yé bá yẹn. So àwọn alákọ̀wà tí ó máa ń rí bẹ́ẹ̀. Àwọn alákọ̀dẹ́wà tó jásín pé kí ni ọ́, àwọn àlá tó jásín pé ó máa ń pa èèyàn lẹ́rìn-ín àbí kó yé bá yẹn. Ó náà fẹ́ pẹ́, ó fẹ́ pẹ́ mọ́ àlá, àlá tí èèyàn bá lá tó jásín pé inú èèyàn máa dùn. So irú àwọn àlá bẹ́ẹ̀ náà wà. Àwọn alákọ̀ náà dẹ́wà. Ẹ̀hẹn, ó náà ni irú àlá elé yìí tó wà nínú ìbéèrè. Àwọn àlá burúkú. So àwọn àlá báyìí ó jẹ́ kan tí ó máa ń dẹ́rùbà yàn. Ó jẹ́ kan tó máa ń dẹ́rùbà yàn dáadáa. Ó dẹ̀ jẹ́ kan tó níí ṣe pẹ̀lú, ẹ́, àwọn ẹ̀mí òkùnkùn, àwọn ẹ̀mí elé tí èèyàn ò fojú rí àbí àwọn àlá elé tó jásín pé kí ni ọ́, àwọn ọ̀tá. Àwọn ni wọ́n ń ṣọṣẹ́ bẹ̀ láta ara ń pé kí ni ọ́. Ẹ̀hẹn, wọ́n ò fẹ́ jẹ́ kí èèyàn ní àṣeyọrí. Wọn ò fẹ́ jẹ́ kí èèyàn ní ìdàgbàsókè níbi àwọn nǹkan tí èèyàn bá ń ṣe. So nígbà tí èèyàn bá ní àlá burúkú yìí, nígbà tó jásín pé ìbéèrè elé ó níí ṣe pẹ̀lú àlá burúkú. Tí èèyàn bá ní àlá burúkú, àkọ́kọ́ nǹkan tó yẹ kí èèyàn ṣe, òun náà ni pé kí ni ọ́, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ wa. Nígbà tí èèyàn bá ń sùn, mọ́ yá ní ìsìn, a wá lá àlá burúkú. Tí ó bá jásín pé èèyàn bá kọjú sí, ẹ́, ẹgbẹ́ ọ̀tún, nígbà tí èèyàn bá lá àlá yẹn nǹkan ò, wọ́n ní ká jẹ́ nǹkan tí yóò gbìyànjú láti lè jásín pé kí ni ọ́. Ka yí ẹ̀gbẹ́ wa padà. Nígbà tí a bá fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn, ká yé padà sí ẹ̀gbẹ́ òsì. Tí a bá ní agbára láti dìde ní àsìkò yẹn, ká rí pé kí ni ọ́, a ṣe àlùàlá, a ṣe àlùàlá. Lẹ́yìn tí a bá sọ àlá nǹkan ò, ká wá yàn nàfílà méjì. Ìyẹn ni pé kí ni ọ́, ká ṣe, ká kírun tó ní ráká méjì nínú. Ìyẹn ni pé kí ni ọ́, ká fi be Ọlọ́run pé kí ni irú àlá bẹ́ẹ̀ kí ó má wá sí ìmúṣẹ. Irú àlá bẹ́ẹ̀ kí olorun bá bá wa ṣẹ́gun. Irú àlá bẹ́ẹ̀. Irú àlá bẹ́ẹ̀ ǹkò o kí àwọn ọ̀tá kí wọ́n má ní agbára lórí wa. So àwọn nǹkan tí a lè ṣe láti bá lè dáàbò bo ara wa kúrò níbi àlá tí ò dá àbí àlá burúkú nìyẹn. Tí èèyàn bá tẹ̀ wá lè dìde náà ní irú àsìkò yẹn, òun náà ni pé kí ni ọ́, ní ẹsẹ kẹsẹ̀ tí èèyàn bá ní àlá yẹn, òun náà ni pé kí ni ọ́, ká rí pé a change position wa. Nígbà tí a bá ní agbára láti lè dìde gbé ká, ká fi bí Ọlọ́run yẹn, ká rí pé a change ààyè ibi tí a dojúkọ yẹn nígbà tí a lá àlá yẹn. Tí a bá wá padà jí ní, ẹ́, ìgbà kigbà tí a bá padà jí, òun náà ni pé kí ni ọ́, ká be Ọlọ́run, ká be Ọlọ́run pé kó dàkún, kó ṣàánú wa. Pé kí ni ọ́, kí ó má jẹ́ kí àlá bẹ́ẹ̀ kí ó wá sí ìmúṣẹ. Kí ó má jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n rí wa gbéṣẹ́. Kí ó ṣàánú wa. Kí ó dẹ̀ là wa kúrò níbi gbogbo ètè elé tí àwọn ọ̀tá bá ń dá àbí tí wọ́n, tí wọ́n ń gbèrò láti dá náà ni. So lẹ́yìn ìgbà yẹn tí a bá ti ṣe irú nǹkan báyen, so kò ní láìfi kankan nu. Kò sí wàhálà kankan nu. Irú àlá bẹ́ẹ̀ nǹkan ò kò ní lè wá sí ìmúṣẹ. Tí ó bá tie já sí pé àwa fúnra ara wa náà, a bá jẹ́ enyan kan tí ó bá lẹ. Ẹ̀hẹn, so a lè wá ìyàn kan tó bá jásín pé kí ni ọ́, a bá, a bá gbàgbọ́ dáadáa àbí ẹnìyàn kan tó jásín pé kí ni ọ́, a trust ta ní nínú rẹ̀. Ó jẹ́ nǹkan tí ó jásín pé kí ni ọ́, ó fi wá lọ́kàn bá a le. So a lè sọ fún nípa àlá elé tí a bá lá. A dẹ̀ máa sọ pé kó dàkún, kó máa rántí wa nínú àdúrà ń pé kí ni ọ́, nígbàkigbà tí ó bá ń ṣàdúrà pé kó rán ọ́ tí àwa náà nínú àdúrà. So elé jẹ́ ọ̀nà àbáyọ àbí àwọn ọ̀nà àbáyọ tí a lè lò àbí tí a lè ṣe nígbà tí a bá lá àlá burúkú kò jẹ́ bí ó ṣe jẹ́.

Ìràwọ̀ jẹ àwọn òṣùpá eléyiti ó wà ní ojú ọ̀rùn, tò dá sí pé kíniún ó ma jẹyọ ní alalẹ. Ó jẹ́ kan tó ma n tan, ó jẹ́ kan tí ó ma jáde ní ọwọ́ alẹ́. So ó jẹ́ àkókò, ó jẹ́ ǹkan tí mo níìfẹ́ sí pé kí n máa wo dáadáa. Látara pé ó jẹ́ àwọn ǹkan eléeti Ọlọ́run bá dá, ó jẹ́ àwọn ǹkan eléeti yóò ma, ó jẹ́ àwọn àmì láti bá lè fi mọ̀ pé Ọlọ́run bá ń kọ ọ Ọ̀n bẹ. Eléè jẹ́ èṣì àbí eléè jẹ́ eh ọ̀rọ̀ eléè tí a lè máa fi dá àwọn èèyàn lóhùn pé kíniún tí wọ́n n sọ pé kò sọ́ Ọlọ́run àbí tí wọ́n n sọ pé Ọlọ́run ọba ò bẹ. Ìkọta a máa sọ fún wọn náà ni pé kíni ẹ rí àwọn ìràwọ̀ yìí bí wọ́n ti ṣe pọ̀ tó, níbo ni wọ́n ti ń wá. Ǹjẹ́ ẹ́ kan tí ẹ lè wà ní àpé fún ara rẹ náà ló máa dá ara rẹ tí ó ní í ṣe ǹkan tí yóò dà. So eléè ǹkan ò ó jẹ́ àwọn àmì, ó jẹ́ àpẹẹrẹ pé kínio Ọlọ́run ọba wà. Ó dẹ̀ ẹ́ ń fún wa ní àmọ̀dájú pé kínio Ọlọ́run bá ń kọ ọba kan tí ó ń bẹ ni. So ó jẹ́ kan tí mo níìfẹ́ sí láti máa wo dáadáa, pàápàá jù lọ nígbà tí nígbà tí kí tẹ́ẹ̀ ni mo fẹ́ sọ náà. Pàápàá jù lọ nígbà tí kíniún ó bá ó bá pọ̀ dáadáa lójú ọ̀rùn. Torí àwọn ìgbà kan wà, àwọn àsìkò kan wà tó jásí pé kíniún ìràwọ̀ ǹkan wọ́n máa ń pọ̀ dáadáa lójú ọ̀rùn. Kó dàgọ́n ìràwọ̀ ń gbá mi wọ́n máa ń jábọ́. Bẹ́ẹ̀ni ìràwọ̀ máa ń jábọ́. Náà ni wọ́n fi gbọ́yàn jù pé ká jí ǹkan tí yóò ma wò sọ́mọ dáadáa, ìyẹn ojú òfurufú dáadáa. So wọ́n dẹ̀ ẹ́ ní ǹkan tó máa ń fà eléè tí ìràwọ̀ fi máa ń jábọ́. Ó ní ṣe pẹ̀lú ó ní ṣe pẹ̀lú kíniún àwọn ànjọ̀nú. Bẹ́ẹ̀ni àwọn àjọ̀nú, àwọn ẹ̀mí kan ni eléè tó jásí pé kíniún ojú lásán ò lè rí wọn. So wọ́n sọ pé kíniún àwọn àjọ̀nú yìí látara pé wọ́n ní agbára eléi tí Ọlọ́run bá fún wọn. Wọ́n ní agbára dáadáa, kò sí ǹkan tí wọ́n lè yípadà sí. Àjọ̀nú mí ní ò lè yípadà kó di ejò, àjọ̀nú mí ní ò lè yípadà kó di kó di ewé, èmi lè yípadà kó di ẹyẹ, ǹkan kan báyẹn. So ó dẹ̀ ẹ́ já ó dẹ̀ ẹ́ jẹ́ kó yé wa pé kíniún àwọn babaláwo, àwọn agbẹ̀gba, àwọn ǹkan kan báyẹn. So wọ́n máa ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn àjọ̀nú látara pé Ọlọ́run bá fún wọn ní àwọn agbára wọ̀nyẹn àbí kó yé bá yẹn. So ǹkan tó máa ń ṣe lẹ̀ ni pé kíniún ó máa wà ní àsìkò gbà, eléè tí àwọn àjọ̀nú yẹn tí wọ́n máa ń fẹ́ láti lè jásí pé kíniún kí wọ́n lọ sísọ́mọ̀, kí wọ́n gún òkè lọ àbí kó yé bá yẹn láti lè jásí pé kíniún kí wọ́n lọ jí ọ̀rọ̀ gbọ́, kí ó jásí pé kíniún ọ̀rọ̀ ìkọ̀kọ̀ eléè tí ó jásí pé kíniún ó pamọ́ fún àwọn èèyàn. So àwọn máa ń fẹ́ pé kíniún kí àwọn lọ jí àwọn ọ̀rọ̀ yẹn gbọ́. Eléè ló máa ń wà ń fà kí kíniún kí àwọn ìràwọ̀ yẹn kí ó jábọ́ ń gbà yẹn. So ọ wá ní nígbà tí wọ́n bá tí wọ́n bá ti wà ní tí wọ́n bá ti pọ́nra wọn sókè yẹn, torí àwọn àjọ̀nú wọ́n ṣe pé kíniún wọ́n lágbára gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. So nígbà tí wọ́n bá ti wá gbéra wọn ní kọ́kọ́ lọ́wọ́, wọ́n ṣàgbéra wọn gbọ́n gbéra wọn. Tí wọ́n bá ti wọ́n ń gbìyànjú láti jásí pé kíniún kí wọ́n jí ọ̀rọ̀ gbọ́, òun náà ni àwọn ìràwọ̀ yẹn ǹkan ò ló máa fi wọ́n jábọ́. Ó túmọ̀sí pé kíniún ìràwọ̀ yẹn wọ́n fẹ́ dàbí shield, wọ́n fẹ́ dàbí protector, wọ́n fẹ́ dàbí security náà ni. So ìràwọ̀ yẹn bá ní àwọn ìràwọ̀ yẹn ló máa ń jábọ́ ń gbà yẹn, ìràwọ̀ yẹn rè. So yóò jásí pé kíniún wọ́n ó sọ ọ́ bá wọn, wọ́n ó sọ ọ́ lù wọn láti lè jásí pé kíniún kí wọ́n lé wọn dànù. Òun ló máa ń fà tí àwọn ìràwọ̀ tó fi máa ń ṣe pé kíniún tó fi máa ń jábọ́ ní ojú sọ́mọ̀. Ìdí pàtàkì kan léléi. Ó dẹ̀ ẹ́ jẹ́ ǹkan tí mo nígbàgbọ́ sí dáadáa torí ìkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa ni. So ẹ̀sìn wa dẹ̀ ẹ́ ní ẹ̀sìn wa kì í máa ń parọ́. Ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ yẹn wá kò kí kò ń ṣe ǹkan tí ó máa ń parọ́. Èèyàn kan ni tí a lè tí a máa fi ọkàn tán ni àbí kó yé bá yẹn. So ó jẹ́ ìdí pàtàkì eléè tí mo tẹ̀tùú fi ní ìfẹ́ sí pé kí n máa wo ìràwọ̀ nígbà tí ó bá wà lókè látara pé kíniún yóò jẹ́ ìràn tí fiyàn, yóò jẹ́ ìṣí tí fiyàn pé ẹnìkan ló fi ìràwọ̀ yẹn síbẹ̀, ẹnìkan ló dá ìràwọ̀ yẹn síbẹ̀. Òun fún ara rẹ̀ kò lè dédé wà lála ìsi pé kíniún ẹnìkan ló fi síbẹ̀. Ẹni tí à ń sọ ina dá ní kíniún Ọlọ́run ọba, Ọlọ́run ọba tó dá gbogbo ǹkan. So ó jẹ́ ìdí pàtàkì tí mo fi ní ìfẹ́ sí pé kí n máa wo àwọn ìràwọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́.

Orin kíkọ, ṣé mo nífẹ̀ẹ́ láti máa kọrin? Àh! Mí lè sọ pé bẹ́ẹ̀ni, mi de lè sọ pé bẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni, òun náà ní pé kíni o. Ehn, àwọn orin kan wà ní eléyìí tó jásí pé tí mo bá gbọ́ wọn, ó jà wọn ní eléyìí tó máa ń fún mi ní, tó, tó jásí pé kíni o. Oríṣiríṣi ẹ̀kọ́ ń bẹ ń bẹ, oríṣiríṣi, eh, ìmọ̀ tó wúlò ó ń bẹ ń bẹ. Fún bí àpẹẹrẹ nísinsìnyí, ó ní orin tó mi fẹ́ pe lórí, bọ́yá bí ewì, fún bí àpẹẹrẹ nísinsìnyí, Samani yatún tẹ́jírí. Ah! Mo ti gbàgbé bó ṣe wá. Mọ̀ ó ń jẹ́ koye wá pé kíni o. Àwọn nǹkan mẹ́jọ kan wà ní eléyìí tó jásí pé kíni o kò ṣe é máa ṣe ló jẹ́ fún àwọn ọmọ ènìyàn, àwọn, àwọn ọmọ ènìyàn kọ́ o. Wọ́n á pa sù àwọn nǹkan báyẹn. Àkọ́kọ́ ń bẹ náà ni ìdùnnú. Kò sí èèyàn tó máa wà láyé tí ó ní jásí pé kíni o, ehn, ìgbà kan wà àbí àwọn ọjọ́ kan wà tí ó ní rí ìdùnnú. Ẹ̀kéjì ń bẹ náà ni kíni o, ìbánújẹ, àbí kò yé báyẹn, kò sí ìgbà tí èèyàn máa wà tí kò ní sí nǹkan tí ó ń bánu jẹ. Ẹ̀kẹta náà ni pé kíni o, ìkójọpọ̀. Bọ́yá nígbà tí èèyàn bá ń ṣe, ehn, nǹkan, ehn, bọ́yá bí ó ń ṣe ìgbéyàwó ni, bọ́yá bí ó ń kọ́mọ jáde náà ni. So àwọn èèyàn á kọ́, àwọn èèyàn á ṣe pé kíni o, wọ́n á péjọ ọba. Kò déni sí ìgbà kan náà tó jásí pé kíni o, èèyàn fúnra rẹ̀ nìkan ni yóò dáwà. So àwọn, àwọn, àwọn ọ̀gbà ẹ wọ́n pín sí ọ̀nà mẹ́jọ. Ó dẹ̀ jẹ, nǹkan tó jásí pé kíni o, oríṣiríṣi ẹ̀kọ́, oríṣiríṣi àǹfààní, òun ló wà nínú kíni o ewì náà. Káṣá ti sọ, ká pè ni orin, ká pè ni orin sá. So ó ń bẹ nínú àwọn orin bẹ́ẹ̀, eléyìí tí mo máa ń gbọ́ dáadáa. Ó dẹ̀ tún wà nínú àwọn orin náà. Torí ẹni tí mo sọ pé bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́. So láàrín àwọn bẹ́ẹ̀ kọ́ tó fà á tí mi fi fẹ́ràn kíkọ orin. Eh hen, òun náà ní pé kíni o, òhun mí. Òhùn mí generally nkọ́ o. Kì í ṣe nǹkan tó rẹwà lọ títí. O jẹ́ nǹkan tí ó ò rẹwà lọ títí tó jásí pé kíni o, nígbà tí mo bá ń kọ, èmi gan-an mi ò ní fiili ẹ̀, mi ò ní fiili ẹ̀ nígbà tí mo bá ń kọ. Àbí àwọn orin ẹ̀mí náà dẹ́wàá tó jásí pé kíni o. Látara pé, ehn, kíkọ wọ́n gan-an, ó máa ń jẹ́ kí ọpọlọ èèyàn kí ó kú. Àbí kò yé báyẹn, ó máa ń jẹ́ kí ọpọlọ èèyàn kó kú nígbà tí èèyàn bá ń gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀. Látara pé kíni o, kò ní àǹfààní kankan eléyìí tí yóò ṣe fún èèyàn. Yóò kan tí ẹ máa jẹ́ kí ọkàn èèyàn kọ́ ó kó máa dọ̀tí síi. Yóò máa jẹ́ kọ́kan èèyàn kan o kó máa le. So irú àwọn orin bẹ́ẹ̀ nǹkan o. So ó jẹ́ àwọn orin eléyìí tí mo máa ń jìnnà sí láti máa kọ wọ́n. Látara pé kíni o, nǹkan tí ó dáa ni yóò bì sí àwùjọ. Àmọ́ àwọn orin tó bá ti yàtọ̀ sí irú nǹkan báyẹn, so mo máa ń kọ wọn bó tì ẹ jásí pé kíni o, ó wù, ó wùn. Eléyìí tí mo máa lò láti fi kọ àwọn orin bẹ́ẹ̀ nǹkan kì í ṣe ohun kan tí ó dùn lọ títí. Àmọ́ tọ́, kílà fẹ́ ṣe bá yẹn, torí kò jẹ́ bó ṣe jẹ́ ṣá.

Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, òun náà là mọ̀ sí smart devices. Eleyii ti àwọn olóyìnbo máa ń pè ní smart devices. Ẹ̀rọ ọlọ́gbọ́n òun ni a máa ń pè ní ilẹ̀ tíwa ni ibí báyìí àbí ní èdè Yorùbá, so ẹ̀rọ ọlọ́gbọ́n smart devices. So ṣé mo ní àwọn irú èrò bẹ́ẹ̀? Mò ní wọn nílé. Àkọ́kọ́ smart device yẹn, ẹ̀rọ ọlọ́gbọ́n òun ni mò ń lò láti lè já sí pé kíni ò kí n fi ṣe, kí n fi ṣe iṣẹ́ eleyii tí mò ń ṣe lọwolowo báyìí. Abí handphone wa, ẹ̀rọ àgbéká wa, phone wa, smart device làwọn náà now. Ẹ̀rọ tó ní ọgbọ́n ninù ni tó já sí pé kíni ò, ó lè dá àwọn nǹkan ṣe fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni, nǹkan tí wọ́n ń pè ni smart device nìyẹn pé kíni ò, òun fún ara rẹ̀ ó lè dá àwọn nǹkan ṣe. Lára àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n eleyii ti mo tún ní àbí tó wà ní ilé mi báyìí, òun náà ni kíni, òun náà là mọ̀ sí kíni ò, ẹ̀rọ ayára bí àṣá, ìyẹn laptop. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ nǹkan tí mo ní nílé, ó de jẹ́ nǹkan tí ó wúlò dáadáa, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì dáadáa. Látara wipé kíni ò, mo máa ń fi n ṣe àwọn iṣẹ́ àṣẹ, àṣẹ láti ilé wa, ìyẹn àwọn freelancing job àbí àwọn remote job. Eléyii tò já sí pé kíni ò ko bukátà kí n lọ sí ibi iṣẹ́, ṣíwájú kí n tó lè ṣe àwọn iṣẹ́ yẹn. Lára àwọn nǹkan tí mó máa ń fi ẹ̀rọ ayára bí àṣá ṣe náà ni pé kíni ò, bóyá tí n bá ní boya bíi project or research, àwọn research work àwọn iṣẹ́ tó já sí pé kíni ò, mo máa nílò láti lè já sí pé kíni ò kí n wá oríṣìíríṣìí information ní online, ìyẹn lórí ìntanẹ́ẹ̀tì. So lẹ́yìn ìgbà tí n bá rí àwọn àwọn information tí bá kó wọn jọ pọ̀ tán, òun náà ni pé kíni ò, mà á nílò láti ṣe editing. Bẹ́ẹ̀ ni, bóyá kí n gé wọn kúrò àbí kí n ṣe àfikún ǹkan kan báyẹn. So lára àwọn iṣẹ́ eléyii ti kíni ń ṣe fún mi níyen o ẹ̀rọ ayára bí àṣá, ìyẹn táa mọ̀ sí laptop tí ó ń ṣe fún mi ní ilé niyẹn. Lára àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n eléeti ó tún wà nílé náà ni kí ni òun, smart television. Bẹ́ẹ̀ ni, smart kíni mo pè é o, television. So smart television ni ó jẹ́ nǹkan tí ó wà nílé, ó dr jẹ́ nǹkan tí ó wúlò dáadáa, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Bẹ́ẹ̀ ni látara wipé kíni ò, àwọn àǹfààní eleyii ti ó máa ń bí náà ni pé kíni ò, ó ti ní àwọn ètò eleyii ti ó wà nínú rẹ̀ dáadáa. Àwọn ètò kan wà tó já sí pé kíni ò, ọjọ́, ojojúmọ́ ni wọ́n máa ń ṣe wọn, àwọn ẹ̀kọ́ dé po nibe dáadáa. Àwọn ètò kan wà tó já sí pé kíni ò, àbí ká sọ pé àwọn podcast tó já, ó wà níbẹ̀ tó já sí pé kíni ò, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ làwọ́n máa ń wáyé bíi bọ́ọ̀lù gbígbá. So àwọn bọ́ọ̀lù mìí wa tó já sí pé kíni ò, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń gbá wọn àbí kó yé báyẹn. Lára àwọn ètò eléyii ti wọ́n tún máa ń ṣe lórí àwọn podcast iyẹn náà ni kíni ò, àwọn ètò kan wà tó já sí pé kí ni ò, ọdọọdún. Bẹ́ẹ̀ ni, ọdọọdún ni àwọn máa ń wáyé fún bí àpẹ̀rẹ́ nísinyí. Ó ní àwọn ètò kan tó já sí pé inú oṣù àwẹ̀ nìkan ló máa ń ṣe àwọn ètò yẹn. Látara wipé kíni ò, a ti mọ̀ pé kíni ò, oṣù awẹ̀ nkọ́ o, ọdọọdún ẹ̀ẹ̀kan ní ọdún òun ni ó máa ń bọ́ sí. Lára àwọn àǹfààní eleyii ti ẹ̀rọ ẹ̀rọ ọlọ́gbọ́n television tí ó máa ń bí náà níyẹn àti àwọn ẹ̀rọ mìí naa eléyi ti mo lè rántí báyi tó já sí pé kíni ò, wọ́n ní àǹfààní eléyii ti kò ṣe é kó dànù. Wọ́n ní àwọn ìwúlò dáadáa eléyii tò já sí pé kíni ò, a lè fi ọwọ́ rọ̀ wọ́n sẹ́yìn. Koda, ó ń bẹ nínú àwọn iṣẹ́ eléyii ti àwọn smart devices yẹn, ìyẹn àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí wọ́n ṣe tó já sí pé kíni ò, ọmọ ènìyàn ò kó le ṣe fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni, kò lè ṣe fún ara rẹ̀. Ati wipé àwọn smart device yen nǹkan wò, wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ yẹn, wọ́n máa ń ṣe wọ́n ní àkókò péréte. Bẹ́ẹ̀ ni, àkókò péréte ni wọ́n máa ń lò. Kì de n ṣe nǹkan tó já sí pé kíni ò, wọ́n máa ń fẹ́eyàn ní wàhálà. Kò de n ṣe nǹkan tí ó fẹ́ ẹ gàni lára lọ títí. Ó jẹ́ nǹkan tó já sí pé kíni ò, ó wà very pocket friendly náà ni. Bẹ́ẹ̀ ni, ó de jẹ́ nǹkan tó já sí pé kíni ò, lílò wọn kì n ṣe nǹkan tí ó pé ká, tó pakasọ. Ó jẹ́ nǹkan tí ó rọrùn dáadáa fún èèyàn láti mọ bí èèyàn tí ṣe máa ń lo àwọn ẹ̀rọ wọ̀nyẹn ní ilé àbí ní àwọn ààyè mìí naa ni. So eléyii jẹ́ ìdáhùn sí ìbéèrè eléyii ti ò béèrè, so kò jẹ́ bó ṣe jẹ́ ṣá.

Ìmọ̀ eléyìí tí mo fẹ́ kọ́ àbí eléyìí tí mo ní bùkátà sí pé kí n mọ̀, òun náà ni ìmọ̀ kan. Eléyìí tí a mọ̀ sí kí ni o. Ìmọ̀ bí a ti ṣe ń ṣe àwọn, eeh, aluminum. Bí a ti ṣe ń fi aluminum materials láti fi ṣe àwọn window, láti fi ṣe àwọn bóyá bí ilẹ̀kùn àbí fèrèsé àbí handrail náà ni àwọn kiní tó máa ń wà ní ẹnu ọ̀nà yẹn. So elé jẹ́ ìmọ̀ kan tí mo fẹ́ mọ̀, tí mo dẹ̀ bùkátà sí láti mọ̀ ní ọjọ́ iwájú. Ìmọ̀ yìí ni ó jẹ́ nǹkan tí ó, ó, ó wà very technical. Bẹ́ẹ̀ni, ki kàn ń ṣe ǹkan tí èèyàn lásán tí ó lè mọ̀, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń gba àsìkò èèyàn. Àmọ́ kì í ṣe ǹkan tó jásí pé kí ni o, eeh, kì í ṣe ǹkan tó jásí pé ó, ó lé lọ títí, títí báyẹn tí èèyàn bá ti fiì làkáye rẹ̀ kalẹ̀, tó bá dẹ̀ ti lè fi àkókò rẹ̀ kalẹ̀ láti lè jásí pé kí ni o. Ó ní mọ̀ eléyìí tó yẹ kóró nípa iṣẹ́ yẹn, yóò, yóò lè mọ̀ dáadáa, yóò mọ̀ dáadáa. So ǹkan tó dẹ́ fàá, ìdí elé tó fàá náà ni pé kí ni o. Mo kàn tí ẹ naturally, mo kọ nífẹ̀ẹ́ sí àwọn aluminum, eeh, works yẹn náà ni naturally, naturally. So láti ìgbà tí mo ti nífẹ̀ẹ́ sí náà ni mo ti ń pinnu, mo ti ń gba lérò pé tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀, tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀, mà á nílò láti lọ kọ́ọ́ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀, lọ́dọ̀ àwọn ẹni tó jásí pé kí ni o, wọ́n dẹ̀ máa fi ń ṣiṣẹ́. So bó tiẹ̀ jásí pé mo tẹ̀ ti bẹ̀rẹ̀ náà báyìí, àmọ́ mi tí mọ̀ dáadáa pé èmi náà fún ara mi o. Màá wá, màá wá ṣe àwọn, màá máa dá iṣẹ́ gbà, màá máa dá iṣẹ́ ṣe. Bó tiẹ̀ jásí pé kí ni o ń bẹ nínú àwọn, eeh, àwọn iṣẹ́ elé tó wà lára àwọn aluminum yẹn tó jásí pé fún rara mi mo lè ṣe wọ́n, fún bí àpẹẹrẹ àwọn window elé tó jásí pé kí ni o, wọ́n máa ń wọ́ọ̀ wọn, àwọn sliding windows. So àwọn yẹn kàn o jẹ́ nǹkan tí mo mọ̀ dáadáa tó jásí pé kí ni o mo lè ṣe wọ́n. Lála ì jà sí pé kí ni o ẹlòmíràn máa ràn mí lọ́wọ́. Bẹ́ẹ̀ni, láarà àwọn eléyìí tí mo tún lè ṣe náà ni kí ni o, àwọn ilẹ̀kùn. Bẹ́ẹ̀ni, àwọn ilẹ̀kùn, àwọn sliding doors or ká ní àwọn toilet door. So elé nǹkan o jẹ́ ìmọ̀ kan, elé tí mo mọ̀ dáadáa tó jásí pé kí ni o mo ò nílò ẹnikẹ́ni àbí mo ò nílò kó ṣe pé kí ni o kó, kó ṣe àlàyé fún mi síwájú kí n tó lè ṣe wọ́n fún ara mi. Lára àwọn nǹkan mìíràn elé tí mo tún lè dá ṣe náà ni kí ni o, òun náà la ń pè ní net. Bẹ́ẹ̀ni, ó ní àwọn net kan tó jásí pé kí ni o ìta window ló máa ń wà. Ẹ̀hẹn! So irú yẹn kọ́ o mo lè dá ṣe wọ́n. Kódà àwọn yẹn gan wọ́n jẹ́ nǹkan tí ó rọrùn dáadáa tí èèyàn lè ṣe. Kódà ko bùkátà sí pé kí èèyàn lọ̀kọ̀ n gbà mí síwájú kí èèyàn lè, síwájú kí èèyàn tó lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Lára ẹ̀ náà ni kí ni o àwọn sliding net. So elé nǹkọ́ o ó wà fún àwọn window elé tó jásí pé kí ni o window àwọn wi-- elé tó jásí pé kí ni o net rẹ̀, net rẹ̀ inú ló máa ń wà. Yàtọ̀ sí àwọn elé tó jásí pé kí ni o net rẹ̀ ìta ló máa ń wà. Elé tó bá jásí pé net rẹ̀ bá máa wà níta ni so ìyẹn kọ́ o a ní lè fọwọ́ sun. Ìyẹn máa ń wà permanently ni. Àmọ́ elé tó bá jásí pé inú òun ni net rẹ̀ máa ń wà, ìyẹn ni sliding net. Ó túmọ̀ sí pé kí ni o a lè sùn ní, a lè sùn sóṣì, a tún lè sùn sí òò ọ̀tún. Ìyẹn ti ẹ̀, ìyẹn máa ń, ìyẹn máa ń gba súnsún ti ẹ̀ àbí kó yí báyẹn. But àwọn elé tí mi tí mọ̀ dáadáa bó tẹ̀ jásí pé mo ní mọ̀ rẹ̀, òun náà ni kí ni o àwọn casement elé tó jásí pé kí ni o a máa ń fọwọ́ ṣí tàbí a máa ń pa wọ́n dé. So elé nǹkan o mi tí ń ní mọ̀ elé tí ó yè korò ni yin, elé tó yè korò tó àbí àwọn swing door náà ni àwọn ilẹ̀kùn elé tó jásí pé kí ni o, eeh, a á ṣí wọ́n síta, a á dẹ̀ ṣí wọ́n sóde, a á ṣí wọ́n sínú, a dẹ̀ tún ṣí wọ́n sóde. Ìyẹn kọ́ o mi tí ń ní mọ̀ tó ṣe pé kí ni o tó yè korò tó. Mo kọ tí ẹ ní ìrírí nípa àwọn iṣẹ́ báyìí náà ni. So àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jásí pé kí ni o new innovations ló jẹ́ fún iṣẹ́ yẹn. So òun náà ló fàá tó jásí pé kí ni o mo tún fẹ́ tẹ́síwájú dáadáa láti lè jásí pé kí ni o àwọn nǹkan yẹn mo mọ̀ wọ́n, mo dẹ̀ máa fi ṣiṣẹ́. Kì í dẹ̀ ṣe bóyá pè fí ṣiṣẹ́, fí í ṣe iṣẹ́ lásán náà ni. Owó náà dẹ̀ tún bẹ́ ǹ bẹ̀. Owó wà nínú iṣẹ́ yẹn. Ó jẹ́ nǹkan, nǹkan pàtàkì elé tí mo lè sọ nípa iṣẹ́ elé tí mo fẹ́ kọ́ kò jẹ́ bó ṣe jẹ́.

So o ṣíṣe ètò owó iṣẹ́, so òun náà ní pé kíni ò. Àwọn iṣẹ́ kan wà eléyi tò já sí wípé kín ni ò, a máa ń ṣe bóyá bí nígbà tí wọ́n bá gbé wá náà ni. Kì n ṣe pé boya ń pè eléyi ò máa wà ní gbogbo ìgbà. So àwọn iṣẹ́ kan wà tó já sí wípé kín ni ò, wákàtí wákàtí náà la máa ń lò láti lè já sí wípé kí ni ò a fi san owó fún àwọn òṣìṣẹ́ eléyi tí wọ́n bá wá ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Àwọn iṣẹ́ kan wà tó já sí wípé kín ni ò, permanent ní àwọn iṣẹ́ náà. Bóyá fún bí àpẹẹrẹ nísinyí, èèyàn tó ń ṣiṣẹ́ ní ilé ìwé, bóyá àwọn teacher. So eléyi n ko ó, permanent ni iṣẹ́ ti ẹ̀. Òun ó túnmọ̀ sí n pé kíni ò, oṣooṣù lóun máa máa gba owó. Bó tiẹ́ já sí wípé kín ni ò o ń bẹ nínú àwọn teacher náà tó já sí wípé kín ni ò, part timer làwọn. Part time, àwọn ń kọ́ o, wọ́n kì í máa, wọ́n ò kí máa wà ní ibi iṣẹ́ permanently. So àtàwọn iṣẹ́ náà tó já sí wípé kín ni ò by hour náà ni, iye àkókò àbí iye wákàtí tó bá fi ṣiṣẹ́, òun náà ni a fi máa san owó fún ẹ̀. So òun náà ni, so kí n wá ṣàlàyé wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn iṣẹ́ eléyi tò já sí wípé kí ni ò, ó ń ní ṣe pẹ̀lú permanence. Kí eeyàn jẹ́, èèyàn tí wọ́n gbà láti lè já sí wípé kí ni ò kó mójútó ibi kan, fún kó mójútó, tó de jà sí wípé kí ni ò yoo wà n bẹ permanently. So irú èèyàn bẹ́ẹ̀ ǹ ko o, oṣooṣù ni irú èèyàn bẹ́ẹ̀ máa máa gba owó n ti ẹ̀. Àbí kó yé bayen, oṣooṣù, ni irú èèyàn bẹ́yẹ̀n n ko o yóò máa gba owó ti ẹ̀. Lá-lá-lára àwọn àǹfààní tí irú èèyàn bẹ́ẹ̀ maa máa ṣe, tọ́ maa máa jẹ náà ni pé kí ni ò, yóò ti ni àwọn jára eléyi ti yóò máa gba, yóò ní àwọn jára. Yóò dẹ̀ tún ní bóyá tó bá ṣe àfikún iṣẹ́, ìyẹn ni pé kí ni ò, bóyá níìsínyi fún bí àpẹẹrẹ wákàtí mẹ́jọ ló yẹ kó fi máa ṣiṣẹ́. Ó wà ní àwọn ìgbà kan tó já sí mi kí ni ò, bóyá iṣẹ́ pọ̀ n lẹ̀, ó wà lé lo boya bií wákàtí mẹ́wàá. Irú wákàtí mẹ́wàá tó bá lo yẹn n kọ̀ o, yóò gba jára, yóò gba jára nígbà tí oṣù bá parí àbí ní ọjọ́ náà ni, yóò gba jára fún àwọn iṣẹ́ eléyi tò bá ṣe. Ó dẹ̀ tún ń bẹ nínú àwọn ìgbà mìíràn náà tó já sí wípé kí ni ò, bóyá ẹ̀bùn, tẹ̀bùn bá jẹyọ, bóyá ọ̀gá iléṣẹ́ bá dínú, àbí nǹkan kan báyen. So àwọn ẹ̀bùn kan wà eléyi tò já sí wípé kí ni ò, ẹni tó bá jẹ́ bí permanent worker or tó bá jẹ́ bí permanent staff, yóò ní àǹfààní sí irú àwọn nǹkan báyen. Àbí kó yé bá yẹn. So lára àwọn bá ti ṣe máa ń ṣètò owó iṣẹ́, òun náà ni ẹn tó bá jẹ́ bí part timer, ẹni tó bá jẹ́ bí part timer ni, so òun náà n ko o oṣooṣù náà ló máa máa gba owó. Àmọ owó ti ẹ̀ kò ní pọ̀, kò ní ṣe tó bí ẹni tó já sí wípé kí ni ò permanent staff lóhùn or full staff lóhùn. Owó ti ẹ̀ ò ní pọ̀. Àmọ́ àǹfààní eléyi tò wà fún ẹni tó jẹ́ part time ní ń pé kí ni ò, òun ní àǹfààní, òun ní ààyè láti le já sí wípé kí ni ò kó lọ káàkiri láti lè lọ máa ṣiṣẹ́ ní ibòmíràn. Àmo ẹn tó jẹ́ bí full time staff níisìnyí kò láǹfààní kankan láti já sí wípé kí ni ò kó tún máa ṣe iṣẹ́ mìíràn. Ibi tó bá ti wa yẹn náà, ibi iṣẹ́ tó bá wà yẹn náà ni yóò máa wà títí tí tí tí wọ́n máa fi kúrò ní ibi iṣẹ́. Àmo ẹni tó bá já sí wípé part time lóhùn ti ẹ̀, àǹfààní wà, ààyè ṣí sílẹ̀ fún òun pé kí ni ò kó tún lọ máa ṣe iṣẹ́ ní ibòmí. So ó dẹ̀ ń bẹ nínú àwọn ẹlòmí naa tó já sí wípé kí ni ò, cover up làwọn. Ìyẹn àwọn èèyàn tó já sí wípé kí ni ò wákàtí ni áwon máa ń fi ṣiṣẹ́ fún bí àpẹẹrẹ nísìnyí, bóyá ẹni ta gba ṣíṣe, ẹni ta gba sí iṣẹ́, bóyá ó rẹ̀ àbí kó yé báyẹ̀n, bóyá nǹkan ṣe àbí bóyá pe o tiẹ́ wà ní leave náà ni, bóyá níìsínyi, bóyá ó bímọ. So ààyè wá ṣí sílẹ̀. So a lè gba èèyàn síbẹ̀ bóyá bí temporarily náà ni títí tí or ṣìwájú kí ẹni tó ní ààyè yẹ́n kó tó dé. Irú èèyàn bẹ́ẹ̀ nǹkan ò, a lè máa fi iye wákàtí tó bá fi ṣiṣẹ́ àbí ká lo iye ọjọ́ eléyi tí ó bá fi ṣisẹ́ ká fi san owó fún irú èèyàn bẹ́ẹ̀. So àwọn eléyi èyí jẹ́ àwọn oríṣiiríṣii ètò eléyi tí a máa ń ṣe nígbà tí a bá fẹ́ pín owó àbí àwọn ọ̀nà tí a máa ń ṣètò owó iṣẹ́ fún àwọn oríṣiiríṣii, òṣìṣẹ́ tí wọ́n bá ń bá wa ṣiṣẹ́ ní àwùjọ ọ̀dọ̀ wa. Ní kúkúrú èdè náà ni wípé kí ni ò. Ó ń bẹ nínú àwọn eeyan tó já sí wípé kí ni ò full staff lawon. So àwọn ń kọ́ oṣooṣù na máa gba owó tí wọn. Owó tí wọn dẹ̀ ní òun ló máa ń pọ̀ jù. Lára ẹ̀ náà tún ní pé kí ni ò àwọn tó jẹ́ bí part timer, àwọn náà n ko o oṣooṣù ni wọ́n máa ń gba owo tiwon àmọ́ owó tí wọn kò tó ẹni tó já sí wípé kí ni ò full time ní iṣẹ́ tí òun ń ṣe. Ẹ̀kẹta náà ni ẹn tó já sí wípé kí ni ò hourly pay lóhùn ti ẹ̀. Iye wákàtí tó bá fi ṣiṣẹ́ àbí iye ọjọ́ eléyi tò bá fi siṣẹ́, òun náà ni a fi máa san owó fún irú èèyàn bẹ́ẹ̀. So èyí jẹ́ ìdáhùn sí ìbéèrè eléètò tí òbí mi. So mo léro pé o wà very satisfied pẹ̀lú ìdáhùn eléyi. Kò jẹ́ bó ṣe jẹ́?

Mo jẹ́'yan kan tí ó máa ń wọ fìlà, mo dẹ̀ jẹ́ ǹkan tó níìfẹ̀ láti máa wọ fìlà àbí kó yé bá yẹn. Pàápàá jù lọ, ó ní àwọn ẹ̀yà fìlà eléeti mo máa ń wọ dáadáa. So àwọn ẹ̀yà fìlà eléeti mo máa ń wọ dáadáa, òun náà ni, ẹ́, àwọn fìlà ìbílẹ̀. Bẹ́ẹ̀ni, bóyá fún bí àpẹẹrẹ nìsìnyìí, abí ti ajá, àwọn fìlà eléeti tó jásí pé kí ni o, gígẹ̀ la máa ń gẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ni, so gígẹ̀ ta dẹ̀ máa ń gẹ̀ àwọn fìlà yẹn, ó ti ní ìtumọ̀. Eléeti ó bí fún ẹni tó bá ní òye dáadáa àbí ẹni tó bá gbọ́ àṣàyé dáadáa ní ilẹ̀ tí wa n bí báyìí. Fún bí àpẹẹrẹ nìsìnyìí tí mo bá gẹ fìlà sí ẹgbẹ́ ọ̀tún, ẹgbẹ́ ọ̀tún mi tí màá gẹ fìlà sí, ó túnmọ̀ sí pé bóyá pé kí ni o, mo ti níyàwọn lé. Ìyẹn ni pé kí ni o, máa ta sí mi. Ẹ̀hẹn, má wo le ta sí mi. Mo ti, mo ti wulẹ̀ ní ìyàwó lé. Ẹ̀kejì náà ni pé kí ni o, bóyá tí mo bá gẹ fìlà sí òsì, ìyẹn túnmọ̀ sí pé kí ni o, mo ń wá ìyàwó. Ẹ̀hẹn, ó lè ta sí mi. A lè jọ dúna-dúra. Ẹ̀hẹn, káà jí jọ sọ̀rọ̀ àsọ yí pọ̀. Bóyá fífẹ́, ó lè padà wọ̀ àti ǹkan mìíràn báyẹn. So àwọn fìlà báyìí, ó jẹ́ fìlà eléeti mo níìfẹ̀ sí kí màá wọ. Àwọn ẹ̀yà fìlà mi eléeti mo máa ń wọ náà ni àwọn fìlà àtọ̀húnrèwà, àwọn funny cap, eléeti wọ́n ń pè ní face cap. Eléè náà ǹkan o, mo máa ń wọ̀n. Ó dàá, mo níìfẹ̀ sí kí màá wọ òun náà. Àmọ́ mi ò ní ìfẹ́ rẹ̀ tó àkọ́kọ́ yẹn, ìyẹn àwọn fìlà ìbílẹ̀. Lára àwọn àǹfàní eléeti fìlà, ẹ́, àtọ̀húnrèwà tó bí ni pé kí ni o, òun ní bí shed. Láti ará pé kí ni o, ẹ́, ó ní ogun kan tó wà níwájú fìlà yẹn. So nígbà tí òòrùn bá ń ràn, bẹ́ẹ̀ni, ó lè dàbòbò ojú wa kúrò níbi òòrùn. Ẹ̀hẹn, a dẹ̀ mọ ìkan tí òòrùn tó lè ṣe fún ojú. So ó lè ṣe àkóbá fójú. Àmọ́ irú fìlà yìí ǹkan, yóò jẹ́ bí protector, yóò jẹ́ bí shield, yóò jẹ́ bí ìdábòbò fún ojú wa. Òun náà dẹ̀ ni, so tí ènìyàn bá wọ aṣọ eléeti ó bá níí ṣe pẹ̀lú, ẹ́, English wear. Bẹ́ẹ̀ni, bóyá bí shirt and trouser tí ènìyàn bá wọ̀. So tí ènìyàn bá gẹ fìlà sí irú, ẹ́, aṣọ bẹ́ẹ̀ kò ní láì fi inú. Àbí àwọn aṣọ tó níí ṣe pé bóyá bí jean àbí bá yẹn, àbí kó yé bá yẹn, àbí àwọn, ẹ́, bogars, ǹkan kan bá yẹn. So irú fìlà yẹn nkọ́ yóò ṣe déédéé pẹ̀lú fìlà yẹn. Yóò ṣe déédéé pẹ̀lú irú aṣọ bẹ́ẹ̀. Yóò dẹ̀ jẹ́ kí ẹ̀yàn dàbí ọmọlúwàbí ní àwùjọ àbí kó yé bá yẹn. So àwọn àǹfàní eléeti àwọn fìlà yẹn máa ń bíná ni. Ó máa ń jẹ́ kí ẹ̀yàn pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Ó dẹ̀ tún máa ń jẹ́ kí, ẹ́, ìmúra èèyàn kó ṣe dáadáa. Lára àwọn fìlà eléèmu tí ẹ, mo gbàgbé kí n dá rúkọ rẹ̀, òun náà ni fìlà eléeti ó níí ṣe pẹ̀lú ẹ̀sìn. So ìyẹn kọ fìlà yẹn bá rò ṣe máa ń rí. Ó máa ń rí gọ̀gọ̀rò báyìí ni. Ó, ó pínlẹ̀, ó rinlẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn Hausa. Bẹ́ẹ̀ni, àtàwọn Mùsùlùmí náà. So fìlà yẹn ó níí ṣe pẹ̀lú ẹ̀sìn náà ni. Fìlà yẹn náà kọ, òun náà jẹ́ fìlà kan tí mo níìfẹ̀ sí bó tẹ̀ já sí pé mi kì í máa ń sábà wọ̀. Láti rá ipé mi ò ní, mi ò ní wọn lọ́wọ́. Mi kì í máa ń sábà wọ̀ àbí kó yé bá yẹn. So eléeti mo níìfẹ̀ sí ju dáadáa, so kí n kọ̀n pín wọn. Eléeti mo níìfẹ̀ sí ju dáadáa, òun náà ni fìlà ìbílẹ̀. Mo dẹ̀ ti sọ àwọn àǹfàní eléeti ó wà lára àwọn fìlà ìbílẹ̀ yẹn. Fún bí àpẹẹrẹ, tí a bá gẹ fìlà ìbílẹ̀ sí ọ̀tún, ó túnmọ̀ sí pé kí ni o, ẹ́, mo ti níyàwó. Tí a bá dé ẹ̀gẹ́ sí òsì, ó túnmọ̀ sí pé kí ni o, mo ń, mo ń wá ìyàwó. Ìkankan bá yẹn. Lára àwọn àǹfàní eléeti irú fìlà bẹ́ẹ̀ máa ń bí ni. Ẹ̀kejì náà ni fìlà àtọ̀húnrèwà eléeti a mọ̀ sí face cap. Lára àǹfàní eléeti mo dá rúkọ náà ni pé kí ni o, ó máa ń dàbòbò ojú èèyàn kúrò níbi òòrùn, pàápàá jù lọ nígbà tí òòrùn bá mú kànkàn. Lára àwọn fìlà eléeti mo dá rúkọ náà ni kí ni o, àwọn fìlà eléeti ó níí ṣe pẹ̀lú ẹ̀sìn. Bẹ́ẹ̀ni, mo dẹ̀ sọ pé àwọn fìlà yẹn kọ̀ wọ́n pọ̀ dáadáa ní ilẹ̀ Hausa. Àwọn Hausa máa ń sábà wọ irú fìlà yẹn. Àwọn Mùsùlùmí náà dẹ̀ ni, eléeti a mọ̀ sí mọ̀lẹ̀. Àwọn náà máa ń wọ fìlà yẹn dáadáa. Láti ara pé kí ni o, wọ́n máa ń jẹ́ kí ìmúra wọn kó pé. Ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn te dá wọn mọ̀ pé àwọn èèyàn báyìí. Ẹ̀hẹn, ìran báyìí lọ ti wá. Àwọn èèyàn báyìí ǹkan o, ẹ̀sìn báyìí. Òun ni wọ́n ń ṣe. Kò jẹ́ bó ṣe jẹ́?

Ìpara, ṣé mo jẹ́ ǹkan tó máa ń lo ìpara àbí mo jẹ́ ǹkan tí ó máa ń fi ìpara sí ara? So ìpara jẹ́ bí àwọn ohun èlò eléèta máa ń lò láti lè fi jẹ́ kí ara wa kó máa kó ṣe dáadáa, kí ara wa kí ó máa dán, kí ara wa kí ó kí ó free kúrò níbi àwọn oríṣìíríṣìí kòkòrò. Bẹ́ẹ̀ni, ìpara máa ń ṣe irú àwọn iṣẹ́ bẹ. So ǹjẹ́ mo jẹ́ ǹkan tó máa wa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, àti bẹ́ẹ̀ kọ́. So bẹ́ẹ̀ ni ìyẹn ni pé kíni ohun àwọn ìpara eléyi to já sí pé kíni o, ó máa ń ṣe ara lóge. Bẹ́ẹ̀ni, ó dẹ̀ máa ń ṣe ara láńfààní. Kìíní ṣe ìpara kan eléèto já sí pé kíni o, àwọn kẹ́míkà, àwọn ohun èlò eléè tí wọ́n fi ṣe wọ́n kọ́ ọ, ó máa ń ṣe àkóbá. Ó máa ń ṣe àkóbá fún àwọn ẹ̀yà ara wa. Látara pé kíni o, ó máa ń bú àwọn ẹ̀yà ara wa, ó máa ń bú wọn dànù. Ó máa ń fẹ́ sọ̀yàn di pupa. Ó máa ń fẹ́ sọ̀yàn di ìkán tí ènìyàn ò jẹ́. So àwọn ìpara báyìí ńkọ ó jẹ́ ǹkan tí mo tí mo kórìíra. Bẹ́ẹ̀ni, ó jẹ́ ǹkan tí mo kórìíra. Àmọ́ àwọn ìpara tó já sí pé kíni o ordinarily àbí kó yè bá yẹn, òun máa ń wùlẹ̀ ṣe ànfààní fára ni. Yóò jẹ́ ká ara wa kó máa dán. Yóò jẹ́ bá wa lé àwọn kòkòrò kúrò ní ara wa. Kódà tí kòkòrò bá wà lára ara wa gan, yóò jẹ́ ǹkan tí yóò ṣe, ẹ́ẹ́, yóò jẹ́ ǹkan tí yóò bá wa mú kòkòrò yẹn náà kúrò. Bẹ́ẹ̀ni, ó dẹ̀ tún máa ń dènà kòkòrò náà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ sí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní iwájú. Lára àwọn ìpara eléè tí mi ò kí ń máa ń lò, òun náà ni ìpara eléè tí ó máa ń bú ara wa. Bẹ́ẹ̀ni, irú ìpara báyìí ńkọ ó jẹ́ ìkán tí mo kórìíra. Ó jẹ́ ǹkan tí mo máa ń sá fún. Ó dẹ̀ jẹ́ ǹkan tó já sí pé kíni o, mo máa ń gba àwọn ènìyàn níyànjú láti lè já sí pé kíni o kí wọ́n máa ń lo irú àwọn ìpara báyìí. Yátọ̀ sí eléè ńkọ ó, gbogbo ìpara lópin ìgbà tí ó bá ti ní àwọn, ẹ́ẹ́, kẹ́míkà bá inú, tí ó bá ti ní àwọn ǹkan tí ó lè fa ìjàmbá fún àwọn ẹ̀yà ara wa. So ó jẹ́ ǹkan tí mo máa ń lò. Kódà mo máa ń gba àwọn ènìyàn ní mo máa ń gba àwọn ènìyàn jù pé kí àwọn náà lo irú ìkan bẹ́ẹ̀ yẹn. Tó bí àpẹẹrẹ orí, ẹ̀hen. Orí ni ó jẹ́ ǹkan tí ó jẹ́ ìpara eléèto já sí pé kíni o, ò sí àkókò gbà tí ènìyàn ò lè lò. Kìíní ṣe pé mí à ń pé ó máa ń bo ara ènìyàn padà. Bí ó ṣe wà náà ló ṣe máa wà. Ó kan jẹ́ ẹ́ sí pé kíni o, wàá máa dán. Àwọn kùdì àwọn, ẹ́ẹ́, àwọn kòkòrò tí ó bá dẹ̀ wà lára ọkọ, yóò jẹ́, ẹ́ẹ́, sábàbí eléè tí irú ǹkan báyìí tí yóò fi kúrò. Tó bí àpẹẹrẹ òun náà ni Vaseline. Bẹ́ẹ̀ni, Vaseline náà ńkọ yóò jẹ́ kí ara ènìyàn kí ó máa dán. Yóò jẹ́ kí ara ènìyàn kó máa dán. Là á lèèbù tó kọ́ wà níbi ìpara náà ni pé kíni o, nígbà tí ènìyàn bá para nígbà tí nígbà ó ń rùn so yóò máa jẹ́ kí ẹ̀yàn máa láàgùn bọ̀rọ̀. So eléè a dẹ̀ mọ̀ pé àgùn ǹkọ ò ìdọ̀tí ló máa ń bí. Bẹ́ẹ̀ni, àlẹ́èbù kan tó wà níbi ìpara pípara nìyẹn. Bẹ́ẹ̀ni, kí ẹ̀yàn máa para nígbà tí òórùn bá ń rọ̀, so yóò jẹ́ kí ẹ̀yàn máa láàgùn bọ̀rọ̀. Lára àwọn ìpara eléè tí, ẹ́ẹ́, tí ò dá tó máa ń ṣe àkóbá fún àwọn ẹ̀yà ara wa àbí fún skin wa, òun náà ni kíni o caro white. Bẹ́ẹ̀ni, eléè mo mo mọ̀ọ́mọ̀ mú àpẹẹrẹ yìí wá látara ń pé kíni o òun ló gbajúmọ̀ ní àwùjọ wáa ń bí báyìí. Òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń lò nígbà tí wọ́n bá fẹ́ bú ara wọn dànù. Ìyẹn ni pé nígbà tí wọ́n bá fẹ́ bleach. So caro white jẹ́ ìpara kan ìpara kan gbòógì eléè tí wọ́n máa ń lò láti ba lè fi bo ara wọn nígbà tí wọ́n bá fẹ́ ṣe oge irọ àbí wọ́n bá fẹ́ ṣe òge kan eléè tí kò ní bí ànfààní kan fún wọn. So èyí jẹ́ ọ̀nà tí mo gbà tí mo lè gbà láti ba lè fi dáhùn ìbéèrè náà. So oníkíkúru èdè náà ni pé kíni o, mo máa ń fi ìpara sára. Mo máa ń fi ìpara para mi nígbà tí kíni o, nígbà tí ó bá já sí pé irú ìpara náà kò bá ní àlẹ́èbù lára. Irú ìpara náà ńkọ ó kò ní jẹ́ pé kíni o yóò ṣe àkóbá fún àgwọ̀ àbí àwọn ẹ̀yà ara mi. Ẹ̀hen. Bẹ́ẹ̀ kọ́, ìyẹn ni pé kíni o nígbà tí mo máa kí ń lo ìpara àbí tí mi ò ní fi ìpara para náà ni pé kíni o nígbà tí òórùn bá ń mú kankan látara ń pé kíni o nígbà náà kọ́ ọ. Ẹ̀hen, òórùn yẹn òórùn yẹn yóò jẹ́ kí eyàn máa láàgùn bọ̀rọ̀ látara ń pé kíni o, òorun kọ́ ọ yóò máa ń jẹ́ kí òógùn ó bóra kúrò ní ara ènìyàn. A lè sì mọ̀ pé ìpara náà dẹ̀ ni òun náà kọ́ ọ. Yóò jẹ́ sábàbí eléè tí òórùn yóò fi tí òógùn yóò fi máa bóde kúrò ní ara wa. So eyìí jẹ́ ìmọ̀ tí mo lè sọ pẹ̀lú ìpara pípara. Kò jẹ́ bó ṣe jẹ́.